Ṣé o máa n sùn ní ọ̀sán? Bẹ́ẹ̀ni, mo máa n sùn ní ọ̀sán ní àwọn àsìkò kọ̀ọ̀kan ní ọjọ́ tí n bá lọ sí ibi iṣẹ́. Àmọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà tí n bá wà ní ibi iṣẹ́ mi ò kí n sùn. Àmọ́ tí n bá wà nílé, bóyá ní òpin ọ̀sẹ̀ àbí ìjọ́ tí mo bá gba ìsinmi lẹ́nu iṣẹ́ Bẹ́ẹ̀ni mo máa n sùn lọ́sàn.

Báwo ni o máa ń ṣe irun rẹ? Ọ̀nà méjì mo máa ń gbà ṣe irun mi. Ni àsìkò ìgbà tí ooru bá mú, mo máa ń fa irun orí mi dàn ni, àmo ní àsìkò tí òtútù bá wà, mo máa ń gẹ̀ díẹ̀, máa yọ díẹ̀ kúrò lára rẹ̀ láti lè jẹ́ kí òtútù ó dínkù ní bó ṣe ń lọ sí orí mi. Àmo ní àsìkò ooru mo máa ń fa dàn kí atẹ́gùn lè máa wọ agbári mi.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Lọ́pọ̀lọpọ̀ ọgbà, n kì í fi kọ́kọ́rọ́ mi sílẹ̀ nílé, mo ma mọ jáde pẹ̀lú mi, àmọ́ nígbàkígbà tí àwọn èèyàn bá wà ní inú yàrá mi àbí mo gba àlejò sọ́dọ̀, mo máa ń fùn fi kọ́kọ́rọ́ náà lé wọn lọ́wọ́. Àmọ́ ní ọ̀pọ̀ ọgbà tó bá jẹ́ mi nìkan mo wà ní ilé mi, màá mú kọ́kọ́rọ́ mi jáde tí mo bá ti ń jáde ní mí kí fi kọ́kọ́rọ́ mi sílẹ̀.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi ọ̀rin? Rárá, kò sí ìgbà kan tí mo kẹ́yìn lọ sí ibi orin rí. Gbogbo ìgbà tí n bá lọ sí ilé ijó tàbí tí n bá lọ sí ibi àwùye orin, mo máa ń tètè lọ lásìkò kí n má ba lè rí ààyè tó dá láti lè rí àwọn tí wọ́n ṣe ń kọrin, olùkọrin tí ó ń kọrin ní ibi òde náà.

Ṣé o máa ń wọ ìbọ̀wọ́? Ẹ̀ lọ́pọ̀gbà n kì ń wọ ìbọ̀wọ́ nítorí pé kò sí òtútù ní ìlú mi. Àmọ́ ní àsìkò ọyẹ́ tí òtútù máa ń pọ̀ tí mo bá ní ǹkan láti ṣe níta láàárọ̀ kùtùkùtù, mo lè wọ ìbọ̀wọ́. Àmọ́ tí n bá ní ǹkan tí mo fẹ ṣe n kì ń wọ ìbọ̀wọ́

Ṣé o ní àgbàlá òjò? A, bẹ́ẹ̀ni, mo ní àgbàlá òjò. Nítorí pé ilé mi ó jẹ́ ilé kan tó tóbi. Bẹ́ẹ̀ni, a ti ṣe fẹ́ẹnsì sí àyíká láti lè dáàbò bo ilé náà. Àti pé ní ẹ̀yìnkùlé ilé mi, àgbàlá wà níbẹ̀ tí mo máa fi ń gbé òjò lọ́jọ́ tó jo bá rọ lásìkò òjò.

Ṣé o máa n lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Ẹn bẹ́ẹ̀ni lọ́pọ̀gbà tí ariwo bá pọ̀, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ nínú ilé mi. Àmọ́ ní àwọn àsìkò kọ̀ọ̀kan tí ó bá yẹ pé mo ní àlejò tó jẹ́ pé ariwo náà inú ilé mi ló ti ń ṣẹlẹ̀, n kìí lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Nítorí náà bí èèyàn bá wà, bí èèyàn ò bá sí, ni yóo sọ bóyá máa lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ nínú ilé mi abí n ní lòó.

Nígbà wo ni o kẹ́yìn lọ wo ẹyin? A, lọ́pọ̀ ọgbà, n kì ń kẹ́yìn lọ wo ẹyin torí pé, n kì ń ṣe akọ̀pẹ. Bẹ́ẹ̀ ni, mi ò lóko ẹyin. Àmọ́, láàwọn àsìkò kọ̀ọ̀kan tí bá lọ sí oko láti lọ ran àwọn òbí mi lọ́wọ́, n kì ń kẹ́yìn láti lọ wo ẹyin. Bẹ́ẹ̀ni, mo máa ń tètè lọ ní àféjù.

Ṣé o ní ọgbà? Bẹ́ẹ̀ni mo ní ọgbà nínú ilé mi, bẹ́ẹ̀ sì ni mo ní ọgbà fún àwọn ẹran tí mò ń sìn, bẹ́ẹ̀ sì ni ọgbà mi ó wà káàkiri àyíká. Ní gbogbo ilé àti ilẹ̀ tí mo ní kákàkiri orílẹ̀ èdè, orílẹ̀ èdè mi ni mo fi ọgbà sí gbogbo àwọn dúkìá mi.

Kí ni iranti ìgbà ọmọdé rẹ tí o rántí? A, ọ̀pọ̀lọpọ̀, à, ìgbọmọ, ìgbẹ́ ọmọdé mi, ìgbà èwe mi ni mo rántí. Àmọ́ lára àwọn yìí tí ó jẹ́, à, ẹ, ìgbà má lè gbàgbé or kí n sọ pé ohun má lè gbàgbé tó ṣẹlẹ̀ sí mi nígbà kékeré mi, ni ìgbà tí èmi àti bàbá mi ta bá jọ lọ fún ìjáde àti pé mo sì tún rántí dáadáa bí èmi àti ọ̀rẹ́ mi bá ṣe máa ń ṣe eré ọmọdé ní àdúgbò wa.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù náà ni, ẹ, àkàrà òyìnbó. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àkàrà òyìnbó lọ́pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ sì ni mo sì tún fẹ́ràn àkàrà ẹ̀wà tí a máa ń sè ní ilè Yorùbá. Bẹ́ẹ̀ sì ni mo tún fẹ́ràn àkàrà elépo. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn rẹ̀ púpọ̀ púpọ̀

Ṣé o ní àwòrán lára? Rárá, mi ò ní àwòrán lára torí pé ẹ̀sìn mi ò fàyègbà kí a máa ya àwòrán sí ara. Bẹ́ẹ̀ sì ni àṣà àti ìṣe ilẹ̀ wa kò fi ara mọ́ kí èèyàn máa ya àwòrán sí ara. Bẹ́ẹ̀ sì ni èmi gan alára bẹ́ẹ̀ni míò fẹ́ràn àti má fi àwòrán àbí ohunkóhun tí ó lè dá àpá sí ara mi títí fún ọlọ́jọ́ pípẹ́. Mi fẹ́ràn láti máa fi sí ara mi.

Ṣé ẹ̀yìn máa ń fọ? Hunhun rárá ẹ̀yìn ò kí ń fọ́ mi, àmọ́ ní àwọn àsìkò kọ̀ọ̀kan tí mo bá ṣiṣẹ́ alágbára tàbí tí mo bá lọ gbá bọ́ọ̀lù tí n bá seṣe, ẹ̀yìn máa ń rọ mi. Nítorí pé tí àwọn èèyàn bá ti ṣe mí ní jàmba lẹ́yìn àbí tí n bá ti lo egun ẹ̀yìn mi ní alojú, ẹ̀yìn máa ń rọ mí.

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Ní ọ̀pọ̀ ìgbà ni mo máa ń wọ, ṣòkòtò kékeré láì wọ ẹwù tí mo bá fẹ́ sùn torí pé ní orílẹ̀-èdè mi oru máa ń mú ní ọ̀pọ̀ ìgbà tí ó sì jẹ́ wípé èmi kò fẹ́ràn oru rárá. Nítorí náà, mo máa ń wọ ṣòkòtò kékeré láti sùn, n kò si kí wọ ẹwù. Àmọ́ tó bá dọ̀ọ̀ru tó tutù bá mú, mo máa ń fi aṣọ ìbora, mo máa ń fi sẹ́gbẹ̀ẹ́ láti lè fi bo ara mi nítorí ó tutù. Àmọ́ lọ́pọ̀ ìgbà, n kì ń wọ̀ ju ṣòkòtò kékeré lọ tí n bá fẹ́ sùn.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Àwọn ohun èlò tí a lè ṣaláì mọ́ lò lójoojúmọ́ ní ibi iṣẹ́ mi ò ní iná, iná ẹ̀lẹ́tíríkì tó jẹ́ wípé ohun la fi ń tan iná. Ohun dẹ̀ ni a fi ń lo gbogbo àwọn ǹkan tí à ń lò ní ibi iṣẹ́ mi bí laptop àti bẹ́ẹ̀ sì ni a lè ṣaláì mọ́ lò Fóònù, ẹ̀rọ àgbàgbé tí gbogbo wa nílò láti máa fi jọ sọ̀rọ̀ ní ibi iṣẹ́ mi.

Ṣe o jẹ ènìyàn tí o máa ń jí ní kùtùkùtù? Rárá, n kí jí ní àárọ̀ kùtùkùtù nítorí pé iṣẹ́ tí mò ń ṣe kò gba à jí láàárọ̀ kùtùkùtù. So, àmọ́ ní àwọn àsìkò kọ̀ọ̀kan tí n bá nílò láti lọ sí ibì kan ní àárọ̀ kùtùkùtù, mò máa ń jí ní àárọ̀ kùtùkùtù. Àmọ́ lọ́pọ̀ ọgbà mi n kí jí láàárọ̀ kùtùkùtù torí pé iṣẹ́ tí mò ń ṣe kò gba à n jí láàárọ̀ kùtùkùtù.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò owó rẹ? Àwọn nǹkan tó wà nínú àpò owó mi kò ju owó gẹ́gẹ́ bí a se mọ̀ pé àpò owó la fi ń kó owó sí àti pé bẹ́ẹ̀ ni ẹẹ káàdì ìdánimọ̀ ẹẹ ọmọ ìlú mi o wà níbẹ̀. Bẹ́ẹ̀ sì tún ni káàdì ìdìbò o wà nínú awo ẹẹ àpò owó mi. Bẹ́ẹ̀ sì tún ni mo máa ń fi àwọn káàdì, ẹẹ káàdì ìṣe tí mo, káàdì tí gbogbo ẹẹ ọ̀nà atí bá mi sọ̀rọ̀ ní orí ẹ̀rọ ayélujára, mo tún máa ń fi òun náà sì inú a àpò owó mi.

Báwo ni o ṣe ma ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Ní ọ̀pọ̀gbà tí wọ́n bá fún mi ní iṣẹ́ àkànṣe ní ibi iṣẹ́, mo ma ń gbìyànjú láti kọ́kọ́ bá àwọn tí ó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ nídìí iṣẹ́ náà sọ̀rọ̀ láti lè fún mi ní òye wọn àti ìrísí wọn nípa ọ̀nà ta lè gbé gbà láti ṣe iṣẹ́ náà. Bẹ́ẹ̀ dẹ́ ni mo máa ń gbìyànjú ati wá àwọn ẹ́ ẹ́ ǹkan èlò to, tó kójú owó tí màá rí fi ṣe ẹ́ tí a a fi ṣe iṣẹ́ àkànṣe náà. Nítorí pé tí iṣẹ́ bá tí iṣẹ́ ó bá daa, ǹkan èlò ni ó s, ni ó sọ bí ó ṣe rí àti pé mo máa ń gbìyànjú láti gba àwọn tí ó kọ́ṣẹ́ mọṣẹ́ sídí iṣẹ́ náà láti lè ṣe iṣẹ́ tó dáa fàwọn tó gbé iṣẹ́ fún mi.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn jù náà ni ìrẹsì àti ẹ̀wà, àti pé, pàápàá jùlọ oúnjẹ tí mo fẹ́ràn jù ò ní ẹwà tàbí ìrẹsì. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà wọ́n ń gbìyànjú láti dá méjèèjì papọ̀ láti lè jẹ́ kí gbogbo ǹkan asaralóore o wà nínú oúnjẹ náà.

Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Bẹ́ẹ̀ni, mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára bí i kírìmù àti ọ̀run aládùn tí wọ́n ń pè ní perfume. Mo máa ń fi sí ara mi láti lè jẹ́ kí awọ mi ó máa dán àti pé kí n lè máa táfi kan ni kí n lè máa sún ọ̀run tó dùn.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifíṣàn? Bẹ́ẹ̀ni mo máa ń wo àwọn ètò tẹlifíṣàn, pàápàá àwọn èyí tí ó bá ń kọ́ni lẹ́kọ̀ọ́ àti pé àwọn èyí tó bá ń sọ ìròyìn nípa ohun tó ń lọ ní orílẹ̀-èdè mi àti gbogbo àgbáyé. Nípasẹ̀ idi eléyìí, lọ́kọ̀ọ̀kan tí wọ́n bá so àwọn eré àgbéléwò tó tún dùn tó dẹ̀ kọ́ni lọ́gbọ́n, mo tun máa ń gbìyànjú àti wò.

Ṣe o gbagbọ ninu awọn igbagbọ atọwọdọwọ? Rárá, n lè sọ pé mo gbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ̀wọ́ nítorí pé àkánṣe mi ò kì í ṣe èèyàn kan tó jẹ́ pé ní kàn má ń gba nǹkan lọ́wọ́ èèyàn láì yẹ́wò. Mo máa ń gbìyànjú àti ṣe ìwádìí tìtẹ̀mí láti lè mọ èyí tí ó ń jẹ́ òko dọ̀rọ̀ ọ̀rọ̀ nínú ìgbàgbọ́ àbí nínú àwùyèwùyè tó bá ń ṣẹlẹ̀ láyíkà mi àbí káakiri gbogbo àgbàlanyé. Nítorí náà, n ò kì í gbàgbọ́ láì ṣe ìwádìí láti lè mọ èyí tíń ṣe o, o- òótọ́ àti òkodọ̀rọ̀ ọ̀rọ̀ nínú ìṣẹ̀lẹ̀ àbí nínú a àwùyèwùyè tó ń ṣẹlẹ̀ ní àyíkà mi àbí káakiri àgbàyé.

Ṣé o ní káàdì iṣẹ́? Rárá n ò ní káàdì iṣẹ́. Àmọ́ bẹ́ẹ̀ ni mo ní káàdì iṣẹ́ nítorí pé iṣẹ́ àdáni ẹṣẹ́ mi. N ò ń ṣiṣẹ́ pẹ̀lú ìjọba, bẹ́ẹ̀ ni n ò ń ṣiṣẹ́ lábẹ́ èèyàn fún ara mi ni mò ń ṣiṣẹ́, fún ara tèmi. Nípa díẹ̀ yìí ní ọ̀pọ̀ ìgbà tí mo bá nílò láti fi nǹkan tí mò ń ṣe han àwọn èèyàn, wọn yóò kàn fún wọn ní káàdì iṣẹ́ mi láti lè rí gbogbo nǹkan tí mò ń ṣe, nǹkan tí mò ń tà, bẹ́ẹ̀ ni àwọn ohun tí mo máa ń bá àwọn èèyàn ṣe nínú káàdì náà àti pé ọ̀nà atí bá mi sọ̀rọ̀ tí ṣe ẹ̀rọ bá mi sọ̀rọ̀ mi ń bẹ nínú káàdì náà láti lè jẹ́ kí àwọn èèyàn lè bá mi sọ̀rọ̀ nípa iṣẹ́ tàbí nípa nǹkan mi tí wọ́n bá fẹ́ bèrè lọ́wọ́ mi.

Àkókò mélòó ni o ṣètò agogo ìjì rẹ? Agogo ìjì mi, mo fi sí aago márùn-ún kọjá ìdájì tí ṣe o kọ̀ já ẹ̀ẹ́dọ́gbọ̀n míníìtì. Eni mo fi agogo ìjì mi sí nítorí pé mo máa ń ṣe nǹkan tí à ń pè ní meditation. Ni àkókò yìí sì ni ó máa ń ro mí lọ́rùn láti ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ó sì ní sí ìdálọ́wọ́ látọ̀dọ̀ àwọn ọmọ tí a jọ ń gbé lé.

Ṣé o máa ń ka ìwé? Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé. Oríṣiríṣi ìwé ni mo máa ń ka. Àmọ́ lọ́pọ̀ ọgbà mo máa ń ka ìwé nípa ìṣẹ̀mí ayé. Mo máa ń ka ìwé nípa bá ṣe ń kórè ẹni ní ìjánu àti bí a ṣe ń ṣe atọ́nà ìwa ẹni àti ìṣe ẹni láti lè rí oríṣi àǹfààní àti òye nínú ọ̀rọ̀ ayé èèyàn.

Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé? Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣiṣẹ́ ní àti ilé lọ́pọ̀ igbà tí ǹ bá nílò láti jáde lọ bẹ àwọn tí ó ń ṣiṣẹ́ fún mi wò. Ní àti ilé náà ni màá ti pe wọ́n ní orí agogo láti lè mọ bí iṣẹ́ ṣe ń lọ àti ìtẹ̀síwájú lórí àwọn iṣẹ́ tí à ń ṣe lọ́wọ́. Bẹ́ẹ̀ sì ni tí wọ́n bá nílò ìrànwọ́ ọwọ́ mi àbí tí wọ́n bá nílò nkankan tí mo lè bá wọn mú lọ sí ibi iṣẹ́. Àmọ́ ní ọ̀pọ̀ ọgbà ni mo máa ń ṣiṣẹ́ láti ilé.

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Lọ́pọ̀gbà ni èmi àti àwọn mọ̀lẹ́bí mi ni a jọ máa ń wo eré ìgbéléwò lórí tẹlifísàn wa, àmá nígbà mírìn tó wù bá wà tí àsìkò sì wà, a máa jáde lọ sí à ilé ìgbafẹ́ láti lọ jẹ oúnjẹ oúnjẹ tó dùn pẹ̀lú a sì mú omi, a sì mú ohun dúdú ẹ̀lẹ́rìndòdò láti lè jẹ́ kí inú gbogbo wa dùn.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Ni ọ̀pọ̀ ọgbà ní òpin ọ̀sẹ̀, ni mo máa ń fọ aṣọ tí mo bá lò ní ọjọ́ láti ìbẹ̀erẹ̀ ọ̀sẹ̀ títí di òpin ọ̀sẹ̀. Àmọ́ nígbà mìí tí n bà nílò láti lo àbí tí mo bá nílò láti lọ sí ìlú ìbò mí, mò lè gbìyànjú láti fọ aṣọ mi ní àárín ọ̀sẹ̀. Àmọ́ lọ́pọ̀ ọgbà òpin ọ̀sẹ̀ ni mo máa ń fọ aṣọ mi.

Ìrọrí mélòó ni o máa ń lò? Ni ọ̀pọ̀ igbà, ìrọrí kan ṣoṣo náà ni mo máa ń lò sí abẹ́ orí mi. Àmọ́ ìrọrí tó wà ní orí bẹ́ẹ̀dì mi, ó tó, ó tó mẹ́ta ṣùgbọ́n ọyọ́ kan nínú ẹ̀ náà ni mo máa ń lò. Àmọ́ nígbàkígbà tí mo bá ní àlejò àbí mo bá gbé ọmọ obìnrin lọ sí ilé mi, a lè jọ pín méjì lọ àbí kí a jọ lo mẹ́ta tí ó wà lórí bẹ́ẹ̀dì mi.

Irú fóònù alágbèká wo ni ò ń lò? Fóònù méjì ni mò ń lò lọ́wọ́lọ́wọ́, tí ìkan nínú ẹ̀ sì jẹ́ Èrọ alágbèká àwọn kọ́pìnì tí a ń pè ní Tẹ́kíno. Bẹ́ẹ̀ sì ni ẹ̀rọ alágbèká kejì tí mò ń lò, ó wá láti orílẹ̀-èdè Chaina tí ó jẹ́ wípé Àwọn kọ́pìnì tí a ń pè ní Redimi Àwọn náà ni wọ́n ṣe fóònù náà. Mo gbádùn fóònù méjèèjì ní lílò torí pé ó jẹ́ kí iṣẹ́ ṣíṣe ní orí ẹ̀rọ àgbéká mi kó jẹ́ ìrọ̀rùn.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Mo máa ń darí àwọn òṣìṣẹ́ mi pẹ̀lú ìrọ̀rùn àti ìwà ìrẹ̀lẹ̀ pẹ̀lú inúdídùn. Nítorí pé tí èèyàn bá fi ọwọ́ líle mú àwọn òṣìṣẹ́, inú wọn ò ní dùn sí iṣẹ́ tí wọ́n ń ṣe. Bẹ́ẹ̀ sì ni mo máa ń gbìyànjú láti jẹ́ kí wọ́n mọ ìdí tí oníkálukú wọn fi wà ní ipò kọ̀ọ̀kan tí oníkálukú wọn wà. Ni ọ̀pọ̀ ọgbà ni mo máa ń ṣe mítìn pẹ̀lú gbogbo àwọn òṣìṣẹ́ mi láti lè jẹ́ kí oníkálukú mọ ìdàgbàsókè tó ń bá iṣẹ́ tán ṣe àti wípé ọ̀nà láti lè jẹ́ kí wọ́n tún ṣe ju bí wọ́n ṣe ń ṣe lọ.

Ṣe o fẹ́ran ìrìn atẹ́gùn? Ni ọ̀pọ̀ igbà bẹ́ẹ̀ ni mo fẹ́ran ìrìn atẹ́gùn, nípa pé ó máa ń jẹ́ kí ìrìn àjò kó yá láìsí wàhálà kankan. Àmọ́ ní àwọn àsìkò míì tí kò bá sí ọ̀nà àti ìgbà tí kò bá sí, nítorí tí kò bá sí owó púpọ̀ lọ́wọ́ mi, mo máa ń gbìyànjú àti lọ sí ibi tí mo bá fẹ́ lọ nípa lílo òpópónà láti fi rin.

Kí ni àwọn ohun tí o féràn lórí písà? Àkọ́kọ́ náà, n tí ì jẹ písà rí, nítorí pé kò kín ṣe oúnjẹ tí a máa ń jẹ ní ìlú wa, ki i sì ṣe oúnjẹ tí ó gbajúmọ̀ láárín àwọn Yorùbá. Àmọ́ nípa, nípasẹ̀ pé mo ti rí oríṣìíríṣìí fídíò ní orí ẹ̀rọ ayélujára tí ó jẹ́ wípé wọ́n máa ń fi oríṣìíríṣìí nǹkan sí orí písà. Àmọ́ tó bá jẹ́ nípa ntí èmi fẹ́, n bá fẹ́ràn kí wọ́n fi ọ̀pọ̀lọpọ̀ chíìsì sí orí ẹ̀. Bẹ́ẹ̀ ni, n ò bá fẹ́ kí wọ́n fi ọ̀pọ̀lọpọ̀ ẹran àti ata sí orí ẹ̀.

Ibo ni o máa ń ra ǹkan? Mo nígbàgbọ́ pé ǹkan tí ẹ ń gbìyànjú àti sọ ni pé níbo ni mo ti máa ń ra ǹkan. Ni ọ̀pọ̀ gbà mo máa ń ra àwọn ǹkan tí mo bá nílò nínú ilé mi ní àti ọjà. Tàbí ní àsìkò kan tí ò bá sí ní ọjà àbí tí owó rẹ bá gara lọ́jà, wọn ó lọ sí ibi tí wọ́n ti ń ta ǹkan ní, ẹ, ní, ní ọ̀pọ̀ tí i ṣe supermarket láti lè ra àwọn ǹkan tí mo bá nílò láti rà.

Ojo melo ni o ni fun isinmi òdò ó dùn? Ni, ni eto ti awon ile ise ti mo n ba sise ti won gbe kalẹ, mo ni ojo mewa lati figba isinmi ni ọdun kan. Amo ti o ba jẹ asiko ti o jẹ ọdun gbogbo aye bi Krisimasi, wọn a fun gbogbo wa ni olude lati ma wa si ibi ise fun ọjọ meji si mẹta.

Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran? Rárá, mo máa ń jẹ ẹran, bẹ́ẹ̀ ni mo máa ń jẹ ẹja, nítorí pé n ò kí ń ṣe ara àwọn èèyàn tí wọ́n gbìyànjú láti má jẹ ẹran. N ò ní nnkan kan ṣe pẹ̀lú ìgbàgbọ́ tó so mọ́ àìjẹ ẹran àbí àìjẹ ẹja. Nípa idíẹ̀ eyìí, mo máa ń jẹ ẹran bẹ́ẹ̀ ni mo máa ń jẹ ẹja.

Ṣé o ti fúnni ní ẹ̀jẹ̀ rí? Mo nígbàgbọ́ pé ẹ ń gbìyànjú à ti bèèrè nípa bóyá mo ti fi ẹ̀jẹ̀ sílẹ̀ fún èèyàn rí àbí n ò tí fi sílẹ̀ rí, àti pé ìdáhùn sí ìbéèrè náà ni wípé bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀ igbà mo ti fi ẹ̀jẹ̀ sílẹ̀ ní ọ̀dọ̀ àwọn alájọ tó máa ń gba ẹ̀jẹ̀ lára àwọn èèyàn fún àwọn aláàárẹ̀ tí ó bá jẹ́ pàjáwìrì àti wípé ìkan lára àwọn mọ̀lẹ́bí mi ó ti wà ní ipò aìsàn tó nílò ẹ̀jẹ̀ tí mo sì ti fi ẹ̀jẹ̀ sílẹ̀ fún wọn rí.

Ṣe o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Bẹ́ẹ̀ni, lọ́pọ̀ ọgbà tí mo bá fún àwọn òṣìṣẹ́ mi ní ìgbésókè ní àti ẹpo kan sì epo mìí, mo máa ń fi owó kun owó oṣù wọn àti wípé ní àsìkò ọgbà tí ọdún bá ń bọ̀ tí mo bá fẹ́ fún wọn ní nǹkan ọdún láti fi wú wọn lórí àti pé láti fi dúpẹ́ fún iṣẹ́ takuntakun tí wọ́n ti ṣe ní orí ọdún, mo máa ń fi àlékún kun orí owó oṣù wọn.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún tí mo fẹ́ràn jù náà ni àsìkò òjò nítorí pé gbogbo ẹ̀ yóò tutù, bẹ́ẹ̀ sì ni ilẹ̀ yóò rọ̀ gbogbo ẹ̀yàn, yóò rọ̀ tonílè, yóò rọ̀ talájò, bẹ́ẹ̀ ni yóò rọ̀ ẹranko, bẹ́ẹ̀ ni yóò rọ̀ ènìyàn. Àti wípé nípaàpá èmi gangan fún ara mi àsìkò yìí ni ara máa ń tùn mí dù, ara máa ń tùn mí jù ní gbogbo àsìkò ọjọ́

Kí ni o máà ń ṣe ní òwúrọ̀ kọ̀ ọ̀kan? Ní gbogbo òwúrọ̀ ni mo máa ń gbìyànjú lákọ̀ọ̀kọ́ láti fọ ojú mi àti ẹnu mi. Nígbà tí mo bá ṣe ilé ìtàn, mo gbìyànjú láti ṣe, ẹ́, àwọn eré, láti ṣe àwọn ẹ́sísáìsì tí yóò jẹ́ kí ara mi kó gbáyágiyági. Àti pé tí mo bá ṣe eleyi tàn ni won á tó lọ wẹ̀ ni màá sì mẹdiiteti kí n tó má lọ sí ibiṣẹ́ òjọ́ mi.

Kí ni o máa ń ṣe ní àṣálẹ́? Ní gbogbo alẹ́ ni mo máa ń gbìyànjú. Làkọ̀ọkọọ láti fọ ẹnu mi, lẹ́ẹ̀kejì láti wẹ̀ àti ní ẹ̀kẹta láti meditati kin tó sùn torí wípé gbogbo iṣẹ́ tí mo ti ṣe látàárọ̀ ó ti fi abọ̀ sí gbogbo ara mi. Ó sì le fẹ́ jẹ́ kí ara máa ro mí. Àmọ́ tí mo bá ti fi lè sanra, tí mo wẹ̀, tí mo dẹ̀ẹ ṣe mediṣan mi kin tó sùn, gbogbo ara mi ni yóò rọ̀ mí ní pẹ̀sẹ̀

Kíni ó máa ń ṣe nígbà tí ọjọ́ bá rọ̀? Lọ́pọ̀ igbà ní àsìkò tí ọjọ́ bá rọ̀ tí mo bá jáde, mo máa ń ṣẹ̀ṣẹ̀ darí bó padà bọ̀ wá léèni. Àmọ́ tí mo bá wà ní ilé tí mi ò lọ sí ibi kankan, mo máa ń gbìyànjú láti sùn tàbí kí n ka ìwé tàbí kí n kan rìn l'àdúgbò tàbí kí n lọ gbá bọ́ọ̀lù láti lè ṣiṣẹ́ tí ó jẹ́ kí ara mi ó gbá iga iga.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Ní ọ̀pọ̀ ìgbà ni mo máa ń jẹ oúnjẹ alẹ́ mi ní ago méje tàbí ago mẹ́fà alẹ́. Àmọ́ ní àwọn àgbà míì tí mo bá dé ní àkókò tí opẹ́ láti ibi iṣẹ́ mi tàbí tí mo bá rìnrìn-àjò, mo lè jẹ oúnjẹ alẹ́ mi ní ago mẹ́jọ tàbí ago mẹ́sàn.

Ṣé o ní ọkọ̀? Rárá, n ò ní ọkọ̀. À mo tí mo bá gbìyànjú láti lọ sí ibi tó jìnà, mo máa ń ṣáta ọkọ̀ láti àti ibùdókọ̀ lọ sí ibikíbi tí mo bá ń lọ. À mo tí ó bá sì owó púpọ̀ lọ́wọ́ mi, n óò gun ọkọ̀ agùnsọ láti ibìkan sí ibòmíràn títí tí ń ó fi dé ibi tí mo bá ń lọ.

Báwo ni o ṣe máa ń dáàbòbo ààyè kọ̀ko rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Ni ọ̀pọ̀ ìgbà tí mo bá fẹ́ ṣe ìdáàbòbo àwọn ààyè kọ̀ọ̀kan mi, mo máa ń gbìyànjú láti lo ohun tí à ń pè ní incognito tí kò ní jẹ́ kí ayélujára kó le ríran rí nǹkan tí mò ń ṣe. Nípa idi eyìí, bí mo bá ṣe ń parí nǹkan tí mò ń ṣe, ni àwọn nǹkan tí mò ń ṣe náà ni yóò parẹ́ kúrò ní orí ẹ̀rọ ayélujára láti lè dáàbòbo àwọn nǹkan tí mo bá ń ṣe.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣisẹ́pọ̀? Ní ọ̀pọ̀ ìgbà ni mo máa ń yan alábàáṣisẹ́pọ̀ nípa wíwo ìṣiṣẹ́ sí wọn, àti wípé nibò ni wón ti ṣiṣẹ́ rí. Mo dẹ̀ mọ̀ tún gbìyànjú láti mọ bí wón ṣe dangajia sí ní ìdí iṣẹ́ wọn àti wípé mo máa ń gbìyànjú àti fún wọn ní àkókò iṣìṣẹ́ láti lè mọ bí ìwùwàsí wọn ṣe rí sí iṣẹ́. Ni àwọn àsìkò míì dẹ́ wà tó jẹ́ wípé wọn o rán ẹ̀yàn láti bá mi wo àwọn ìwùwàsí àti wípé àwọn ǹkan tí àwọn ẹni náà ní tó lè jẹ́ kí wọ́n lè ṣe iṣẹ́ tí mo fẹ́ gbé fún wọn dáadáa.

Ṣé o máa ń ṣe eré ìdárayá? Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀ ọgbà mo máa ń ṣe eré ìdárayá ní gbogbo òpin ọ̀sẹ̀ láti lè jẹ́ kí ara mi kó wà ní ipò tí ó da. Àti wípé́ ó ní àwọn àsìkò kan tí èmi náà fi iṣẹ́ eré ìdárayá tí mo fi ṣe iṣẹ́ tó jẹ́ wi pé mo ń gbá bọ́ọ̀lù fún àwọn, àà, fún ìlú mi nígbà náà.

Ṣé o má ń ṣèwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Bẹ́ẹ̀ni mo má ń ṣe ìgbìyànjú láti rí wípé mo ṣe òfintótó nípa irú èèyàn tí àwọn tí mo bá fẹ́ bá ṣiṣẹ́ irú èèyàn tí wọ́n jẹ́. Nípa ìdí yìí, èyí tí fún mi ní ọ̀pọ̀lọpọ̀ ìrírí sí àti wípé ọ̀pọ̀lọpọ̀ òye láti lè mọ irú èèyàn tí àwọn ẹni náà ń ṣe kó tó di wípé àjọ ní ǹkan ṣẹpọ̀ rárá.

Ṣé o máa ń lo ọ̀pá ìfámúrá nígbà tí o bá mu ohun mímu? Rárá miọ kì í lo ọ̀pá ìfámúrá nítorí pé ọ̀pọ̀ igbà tí mọ́ bá fẹ́ mu nǹkan, mọ́ máa ń dàá sínú abọ́ láti mú ni. Miọ kì í fi ọ̀pá ìfámúrá fi fa nǹkan tí mọ́ bá fẹ́ mu. Àti wípé wọn ò kúndùn àbí mi ò fẹ́ràn láti máa lo ọ̀pá ìfámúrá yìí nítorí pé ó máa ń dọ̀tí àdúgbò, ó dẹ̀ máa ń jẹ́ kí àyíká kí ó dọ̀tí.

Ibi wo ni o fẹ́ràn lọ jù? Mo nígbàgbọ́ pé ẹ ń gbìyànjú àti bi mí pé níbo ni mo fẹ́ràn láti máa lọ jù. Ni ọ̀pọ̀ gbà, mo fẹ́ràn láti máa lọ sí ibi tí a ti ń wo eré ìdárayá, torí pé n o lè jókòó pẹ̀lú àwọn tó jẹ́ ọ̀rẹ́ mi láti lè jọ dápára àti pé a tún máa ń fìrà wá ṣẹ̀yọ. Àti wípé ìsopọ̀ àti ìrẹ́pọ̀ tí ń máa ń dálẹ̀ láàárín àwa ọmọ ọkùnrin àti àwọn ọ̀rẹ́ wa, o máa ń jẹ́ kí ìjókòó pọ̀ wá kó gúrege. Àti wípé mo máa ń gbìyànjú àti pé mo fẹ́ràn láti máa lọ sí ilé, lọ sí ibi tí mo ti máa ṣe eré ìdárayá láti lè jẹ́ wípé màá tún ṣe púpọ̀ nínú àwọn iṣẹ́ ìdárayá tó máa jẹ́ kí ara mi ó tún dangajai.

Ṣé o máa ń wọ aago ọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ aago ọwọ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá fẹ́ jáde ni mo máa ń fi aago sí ọwọ́ láti lè mọyé ago tó lù. Àmọ́ tí mo bá wà nínú ilé, mo kì n lo ago nínú ilé torí mo ní ago àsomọ́gìrì àti wípé fóònù mi máa ń wà ní ọwọ́ mi ní ọ̀pọ̀ ìgbà tí wọn sì le rí ago tó lù lóri fóònù àgbékà mi tàbí lórí ago àlẹ̀mọ́gìrì.

Ṣé o ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n ní ilé rẹ? Rárá, n ò ní ẹ̀rọ ọlọ́gbọ́n kankan nínú ilé mi, nítorí pé n ò nílò ẹ̀rọ ọlọ́gbọ́n láti bá mi se ǹkan kan nínú ilé mi. Gbogbo ǹkan tí mo bá fẹ́ ṣe, n ó dìde lọ ṣe fún ara mi, láì ràn ẹnikẹ́ni àbí ẹ̀rọ kí ẹ̀rọ láti bá mi ṣe.

Ṣé o fẹ́ràn wà ní ooru? Mo nígbàgbọ́ pé nǹkan tí ẹ ń gbìyànjú àti sọ ní wípé ṣe mo fẹ́ràn láti máa wà ní inú ooru. Àti wípé ìdáhùn sí ìbéèrè náà ni wípé, rárá mi ò fẹ́ràn láti máa wà nínú ooru. Mo kórìíra ooru débi wípé kó dà ibi tí mo bá rí pé ooru pọ̀ sí, mo ń gbìyànjú àti fi ibẹ̀ sílẹ̀ ni. Àmọ́ ní àsìkò tí mo ń bá lè fi ibẹ̀ sílẹ̀, wọn gbìyànjú àti fi ẹ̀rọ amuletutu sí ibẹ̀ láti lè gbìyànjú láti lè jẹ́ wípé ibẹ̀ yóò tutù láti máa gbé àbí láti máa sùn.

Ṣé o ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Rárá, n ò tíì dúró lílo ẹ̀rọ ayárabíàṣá ní ọjọ́ kan rí, nítorí pé gbogbo ìgbà ni mo máa ń nílò láti máa wà ní ẹ̀rọ orí ẹ̀rọ ayélujára láti lè bá àwọn oníbàárà mi sọ̀rọ̀. Àmọ́ àwọn àsìkò kan ti wà tó jẹ́ pé mo lọ sí àwọn ìlú tí ò sí ẹ̀rọ ayárabíàṣá tí mo nílò láti fi ara dà á fún ọjọ́ mélòó kan. Àmọ́ fún ara fún rara mi, n ò gbìyànjú àti má lo ọ̀ọ̀lọ ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí.

Kí ni ìlànà ìpolówó rẹ? Ọ̀pọ̀ ọgbà ni mo máa ń gbìyànjú àti polówó ọjà mi ní orí tẹlifíṣàn tàbí ní orí rédíò tí ó súmọ́ àwọn oníbàárà mi. Àmọ́ ní àsìkò tí àwa yìí tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ti wà ní orí ẹ̀rọ ayélujára. Mo gbìyànjú láti ṣe ìpolówó ní orí ẹ̀rọ ayélujára Facebook àti TikTok pẹ̀lú Instagram láti lè gbìyànjú láti tún lè rí ọ̀pọ̀lọpọ̀ àwọn oníbàárà tí ń bẹ ní orí àwọn ẹ̀rọ ayélujára yìí.

Ṣé o ti lu etí rí? Rárá n ò ti lu etí rí ṣùgbọ́n n òún ròó bóyá ní ọjọ́ iwájú mo le gbìyànjú àti lu etí torí pé ó máa ń jẹ́ kí ẹ̀yàn dùn wòó bẹ́ẹ̀ sì ni i n máa n mú ẹ̀yìn kúnni ní àwùjọ àwọn ọ̀rẹ́ èèyàn.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún, ẹ́, Kérésìmesì àwọn Krìstẹ́nì pẹ̀lú ọdún iléyá ta wọn Mùsùlùmí ni mo fẹ́ràn jù nínú àwọn àjọ̀dún tí a máa ń ṣe ní orílẹ̀-èdè wa. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ ni màá ń kárí ilé ni màá ń kárí oko. Bẹ́ẹ̀ sì ni ǹkan mumú ẹlẹ́rìndòdò ni òǹkàluku máa ń pín káàkiri ilé lọ́tùn lọ́sì tìṣì máa ń kan èmi náà.

Ṣé o jẹ ènìyàn tí ó máa n ṣe ètò ǹnkan? Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀ ìgbà ni mo maá n gbìyànjú àti ṣe ètò ohunkóhun tí mo bá fẹ́ ṣe yálà nílé tàbí ní ibi iṣẹ́ mi, torí pé mo má n gbìyànjú àti ṣe gbogbo nǹkan tí mo bá fẹ́ ṣe ní ètò ètò láti lè gbìyànjú pé nǹkan ò dójúru. Bẹ́ẹ̀ni, mo ṣe tí mo fẹ́ ṣe ní ojú ọjọ́.

Ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán lójoójúmọ́? Ìgbà mí n bẹ tí mo máa ń gbìyànjú àti má wò ojú amóhunmáwòrán ní odidi ọjọ́ kan nítorí pé wíwò ju àwòrán mi máa ń fa ojú dídùn. Bẹ́ẹ̀ sì ni tí mo bá ní àwọn ètò tí ó jẹ́ ètò pàtàkì tí ń kọ́ni lọ́gbọ́n, mo lè wòó lẹ́ẹ̀kan àbí èèmejì lójoójúmọ́. Àmọ́ tí ò bá sí àwọn ètò yìí, mo lè má wò títí tí ilé o fi sù.

Ṣé o ní irungbọ̀n? Bẹ́ẹ̀ni mo ní irungbọ̀n tí kò pọ̀ púpọ̀ àmọ́ ní ọ̀pọ̀ ọgbà ni mo máa ń gbìyànjú à ti gé nítorí pé wọ́n fẹ́ jẹ́ kó pọ̀ pọ̀ jù. Àmá ní ẹnujọ́ mẹ́ta yìí irungbọ̀n náà tí ń wù lọ́pọ̀ tó jẹ́ wípé n ò ní, n ò ní ǹkan mi tí mo lè ṣe ju wípé kí n fi irungbọ̀n náà sílẹ̀ lọ.

Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àsìnà rẹ? Ní ọ̀pọ̀ ìgbà, mo máa ń gbìyànjú àti kọ àwọn ọ̀rọ̀ náà sílẹ̀ láti mọ́ lè gbàgbé, àbí ní ìgbàkígbà tí mo bá gbàgbé wọn o lè yẹ inú ibi tí mo kọ́ sí yẹ̀wo láti lè tún rántí gbogbo nǹkan tí mo bá ti ń gbàgbé.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Rárá, n ò kí ń jẹun nínú ọkọ̀ mi nítorí pé àkọ́kọ́ náà n ò lọ́kọ̀. Bẹ́ẹ̀dẹ́ ni èkejì, Emi nilo mo rò pé kò da kí èèyàn máa jẹun nínú ọkọ̀ nítorí ìjagajíyi tí ọkọ̀ máa ń ṣe tí èèyàn bá ń jẹun lọ́wọ́, oúnjẹ lè sá páni lórí, ó lè fa ìjàmbá fún ẹni tí ń jẹun nínú ọkọ̀. Nítorí ìdí èyí, n ò kí ń jẹun nínú ọkọ̀

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Ní ọ̀pọ̀ ìgbà tí ọkọ̀ tó bá wà ní àyíká mi tó bá bàjẹ́ tàbí eyì tí wọ́n gbé sí mi lọ́dọ̀ tó bá bàjẹ́, mo máa ń gbìyànjú àti gbé lọ fún àwọn ẹni tí ń tọ́kọ̀ ṣe láti lè bá mi yẹ̀wò kí wọn lè fún mi. Kí wọ́n lè fún mi ní àmọ̀ran lórí nǹkan tí mo nílò láti ṣe láti lè jẹ́ kí ọkọ̀ náà kó mọ́ ṣiṣẹ́ dáadáa. Tí wọ́n bá dẹ̀ tí ṣàlàyé fún mi tán, wọn ó gbìyànjú àti tún nǹkan tó bá bàjẹ́ ń bẹ̀ ṣe tàbí kí n ra nǹkan tí mo bá nílò láti rà nítuntun.

Èdè wo ni o fẹ́ kọ́? Ede kan tí ó jẹ́ èdè kan gbòógì tí mo nílò tí mo fẹ́ràn láti kọ́ ni èdè Faransé tí àwọn olóyèbo ń pè ní Frenchi tí ó sì jẹ́ èdè kan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú tí ń bẹ ní Áfríkà lọ́dọ̀ wá ní biba yìí tí wọ́n máa ń sọ. Mímọ èdè yìí yóò túbọ̀ jẹ́ kí n lè bá àwọn ẹni tí wọ́n ń sọ rú èdè yìí káàkiri orílẹ̀ èdè Áfríkà ṣe dowọ́pọ̀ tí yóò sì jẹ́ kí ilé iṣẹ́ mi kó túbọ̀ máa gbòòrò si.

Ṣé o mọ bí a ti ń wẹ̀? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń wẹ̀ nítorí pé àgbàlagbà ni mí, bẹ́ẹ̀ sì ni mo lè wẹ ara mi. Yàtọ̀ sí wíwẹ ara mi nìkan, mo tún lè wẹ ẹnikẹ́ni tí mo bá nílò láti wẹ̀. Yálà, ọmọdé tàbí àgbàlagbà, mo lè wẹ gbogbo wọn.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Rárá, wọn kì í jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi, nítorí pé ọ̀pọ̀ ìgbà ni mo ni mo máa ń ní ńǹkan mìíràn láti ṣe tó sì jẹ́ wípé mo lè máa jẹ oúnjẹ ọ̀sán títí tí ó fi di alẹ́. Nípa idí ẹ̀yí, wọn kì n jẹun pẹ̀lú yálà oníbàárà tàbí àwọn alábàáṣiṣẹ́ mi.

Àkókò wo ni ọ́fíìsì rẹ sí ní gẹ́gẹ́ bí ìbáṣepọ̀ àti òfin tí ó wà nílẹ̀ ní ilé iṣẹ́ mi ni wípé ọ́fíìsì gbọ́dọ̀ ti wà ní ṣíṣí kẹ́tẹ́ ti aago mẹ́jọ ba ti lù, tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ ló gbọ́dọ̀ ti débẹ̀ kó tó di aago méje àbí méje àbọ̀ ọpẹ́ tán.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀ ọgbà ni mo máa ń ṣe ìpè fídíò tó jẹ́ wípé àwọn tí mo bá nílò láti bá sọ̀rọ̀, n ò lé tètè bá wọn sọ̀rọ̀ àti wípé tí mo bá nílò láti fi ojú mi hàn, yálà àwọn oní, àwọn tí a jọ ni iṣẹ́ tàbí àwọn tí ó jẹ́ oníbàárà, mo máa ń nílò láti ṣe ìpè fídíò tó dá láti lè jẹ́ wípé wọ́n á rí ojú mi, wọ́n á sì tún rí ilé-iṣẹ́ mi pẹ̀lú.

Orin wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn orin tàkasúfèé nítorí pé ó jẹ́ orin ìgbàlódé, ó sì jẹ́ ìkan lára àwọn orin tí àwọn ọ̀dọ́ máa ń gbọ́ ní ìlú mi àti pé ní ìlú àsìkò tá a wà yìí. Bẹ́ẹ̀ sì ni mo fẹ́ràn orin àwọn ẹlẹ́sìn Hindu tó jẹ́ wípé ó máa ń fún mi ní, ó máa ń fún mi ní ìfọ̀kànbalẹ̀ ní gbogbo ìgbà tí mo bá ń gbọ́ àwọn orin náà.

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́? Ní ọ̀pọ̀ ìgbà ni n ò kí ń dáhùn fóònù ní ibi iṣẹ́ nítorí pé n ò fẹ́ ohun tí yóò fa ìdíwọ́ fún iṣẹ́ tí mò ń ṣe. Bẹ́ẹ̀ ni tí ìpè náà bá jẹ́ ìpè pàjáwìrì tí mo nílò láti dáhùn, hùn ó lọ sí ẹ̀yìnkùlé níbi tí kò sí ẹnì kankan, hùn ó sì bá àwọn yẹn náà sọ̀rọ̀ kí n tó padà sí ẹnu ṣẹ.

Báwo ni o se ma n rí lílò àkókò nígbà tí o bá wà nínú ìlà? Ní ọ̀pọ̀ ọ̀gbọ̀n àti mo bá wà ní inú ìlà ni mo ma n ṣe, ni mo ma n gbìyànjú àti gbọ́ orin, tàbí kí n wa ìwé kan tí mo bá lè máa kà, tàbí kí n gbìyànjú àti má gbá géèmù.

Báwo ni o ṣe máa rántí àwọn àdéhùn rẹ? Ní ọ̀pọ̀ igbà ni mo máa ń, ní mo máa ń rántí àdéhùn tí mo bá ṣe fún àwọn èèyàn nítorí pé mo, mo ní ọpọlọ àìgbàgbé kíá kíá. Nítorí náà mo máa rántí ọ̀pọ̀lọpọ̀ àdéhùn tí mo bá ṣe fún àwọn èèyàn. Àmọ́ nígbà mii tí iṣẹ́ bá pọ̀ lọ́wọ́ mi tàbí mo ní nǹkan tó pọ̀ láti ṣe, mo máa ń gbìyànjú àti kọ̀ sílẹ̀ tàbí kí n sọ fún oluranlowo mi láti rán mi létí láti mú àdéhùn náà ṣẹ.

Báwo ni ìwà ìṣọwọ́ rẹ ṣe rí? À, ìwà ìṣowò mi, à, ó jẹ́ ìwà kan tí ó jẹ́ ìwà ìpẹ̀lẹ́ àti ìwà tútù torí wípé ìṣe, iṣẹ́ òwò ṣíṣe kì í ṣe iṣẹ́ tí èèyàn máa ń fi agídí tàbí jàgídíjàgan tí èèyàn máa fi n ṣe rárá. Tí èèyàn o bá fẹ́ kí gbogbo alábàárà èèyàn kí wọ́n lọ bá ẹlòmíi ṣiṣẹ́. Nípa idí ẹ̀yìí, ìwà ìpẹ̀lẹ́ pẹ̀lú ìrẹ̀lẹ̀ àti sùúrù ni mo máa fi n ṣe iṣẹ́ oọjọ́ mi.

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀? Ìbáṣepọ̀ èmi àti àwọn alábáṣiṣẹ́pọ̀ mi ò dán mọ́rán nítorí pé mo jẹ́ èèyàn kan tí è ṣe oní jagidijagan tó sì jẹ́ onísùúrù àti oníìrẹ̀lẹ̀. Nítorí pé ìbáṣepọ̀ èmi àti àwọn èèyàn tí a jọ ń ṣiṣẹ́pọ̀, ó jẹ́ ìkan tí ó kún fún ìdùnnú àti sùúrù pẹ̀lú ìfẹ́ nítorí pé mo máa ń fi ọ̀rọ̀ tútù fi gbà wọ́n ní ìmọ̀ràn àti wípé nítorí mo tún máa ń gbìyànjú àti tọ́wọn sọ́nà ìgàkíìgbà tíwọn bá ṣe nǹkan tí kò dáa. Mo dẹ̀ máa ń gbìyànjú àti tú fi fún wọn ní àwọn ǹkan tí yóò jẹ́ kí ìwúyì wà fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe ní ilé iṣẹ́ mi.

Nígbà wo ni o kẹ́yìn sunkùn? Ó ti pẹ́ tí mo ti sunkùn kánhìn. Ní ìgbà tí mo wà ní kékeré bí i ọmọ ọdún mẹ́tàlá àbí ọmọ ọdún mẹ́rìnlá, tí ìyá mi se àìsàn tó tó tó tó tóbi gan ní ẹ̀rù bà mí tí mo dẹ̀ sunkùn gbọ́yìn.

Ṣé o máa ń dé ní àkókò? Bẹ́ẹ̀ni, mo máa ń gbìyànjú àti lọ sí ilé tàbí dé ilé ní àkókò àbí ní ojú ọjọ́. Nítorí pé, à, mi kí n fẹ́ kí àwọn alábàá gbépọ̀ mi kí wọ́n mọ̀ wá mi kiri tàbí kí wọ́n mọ̀ fúnra sí mi pé onírin òru ni mí àti wípé etọ́ àbò ní ìlú mi kò rílly ko nípa dé ibi tí èèyàn ó máa rin ìrìn gberegbere kiri tí èèyàn ó fi kó sí ọwọ́ àwọn ajínigbé àbí ajínipa. Nítorí èyí, mo ń gbìyànjú àti tètè dé ilé ní ojú ọjọ́

Ṣé o máa ń fín túràrí? Bẹ́ẹ̀ni, ní àwọn àsìkò kọ̀ọ̀kan mo máa ń fín túràrí. Àmọ èyí o kín ń ṣe nǹkan tí mo máa ń fín ní ojoojúmọ́. Nígbà tí mo bá nílò láti fín túràrí nìkan ni mo máa fín túràrí àti wípé àwọn túràrí tí mo máa ń fín, àwọn túràrí tó da ni.

Nígbà wo ni o kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? Ní òtítọ́, yóò ti tó bi oṣù mẹ́fà si oṣù mẹ́jọ tí mo ti gun ọkọ̀ akẹ́rù kanhìn, torí pé ní ẹnujọ́ mẹ́ta yìí, n jáde àbí kí n lọ sí ìlú tó tí ó nílò fún mi láti gun ọkọ̀ akẹ́rù.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn wíwo àwọn ìràwọ̀ lọ́pọ̀lọpọ̀. Àmọ́ mo má ń gbìyanjú àti wo àwọn ìràwọ̀ ní àwọn àsìkò ọdún tí kò ní sí kurukuru ní ojú ọjọ́ tí ojú ọjọ́ yóò mọ́ láti lè rí àwọn ìràwọ̀ náà ní kedere.

Báwo ni o ṣe máa ń ṣe àkópò fún ìrìnàjò? À, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń gbìyànjú àti mú nǹkan ìkẹ́rù sí tí yóò tóbi láti lè gbìyànjú àti kó ọ̀pọ̀lọpọ̀ nǹkan sínú, à, nǹkan akẹ́rù náà tí kò fi nílẹ̀ maa fún mi ní wàhálà ní orí ìrìnàjò mi. Àmọ́ ní ọ̀pọ̀ ìgbà ni mo máa ń gbìyànjú àti fi ẹrù mi ránṣẹ́ pẹ̀lú àwọn ọlọ́kọ́ kó tó di pé mi náà o wá padà rìnrìnàjò tele ẹrù náà.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Bẹ́ẹ̀ni, mo ti rìn ni pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Àmọ́, ẹkan náà ni mo ti gún ọkọ̀ ojú irin rí, bẹ́ẹ̀ sì ni mo rí lè gbádùn rẹ̀ púpọ̀. Nítorí pé ọkọ̀ ojú irin ó jẹ́ ọkọ̀ kan tí kò kín pàríwó, tí ó dẹ̀ rọrùn láti fi rìnrìn àjò lọ sí ibi tó jìna.

Ṣé o mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe ń gun kẹ̀kẹ́ nítorí pé láti kékeré mi ni mo ti máa ń gun kẹ̀kẹ́ lọ́pọ̀lọpọ̀ tí títí tí mo fi di ọmọ ogún méjì dín ní ogún nítorí wípé ọ̀pọ̀ ìgbà ni mo máa ń lọ síbi tó jìnnà tí wọ́n sì nílò kẹ̀kẹ́ láti gbé mi dé ibẹ̀.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Ní ọwọ́ lọ́wọ́ lọ́wọ́ báyìí miò kí n lọ sí ilé ìjọsìn àmọ́ nígbà tí mo wà ní kékeré mo máa ń lọ sí ilé ìjọsìn torí pé àwọn òbí mi ẹlẹ́sìn ni wọ́n, ẹlẹ́sìn mùsùlùmí. Àmọ́ lọ́wọ́ tí èmi wà báyìí tí mo ti dàgbà miò lọ sí ilé ìjọsìn kankan mọ́ nítorí pé mio ni ìgbàgbọ́ inú ẹ̀sìn kankan.

Ṣé o mọ̀ bí a ti ń yàwòrán? Rárá, n mọ̀ bí èèyàn ṣe ń yàwòrán, àmọ́ mo mọ̀ pé tí mo bá ní, tí mo bá ní ìpinnu láti kọ́, mo lè kọ́ bẹ́ẹ̀ sì ni mo sì le mọ̀, mo lè mọ̀ bí èyàn ṣe lè ya àwòrán. Àmá ní ọwọ́ lọ́wọ́ tí mò ń sọ̀rọ̀ yìí. Yálà mi ò mọ̀ bí èèyàn ṣe ń yàwòrán tàbí níbi tí mo ti le kọ́ bí èèyàn ṣe ń yàwòrán.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Ní ọ̀pọ̀ ọgbà ni màá ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ ní orí ẹ̀rọ ayélujára Facebook tàbí WhatsApp. Àmá nígbà mí ni a máa ń sọ̀rọ̀ ní orí ayélujára ẹ̀rọ ímeèlì tàbí kí n pe àwọn oníbàárà mi kí a jọ sọ̀rọ̀ ní orí ẹ̀rọ agbágbé tí à ń pè ní voice call.

Ṣé o máa ń gbọ́ podcast? Bẹ́ẹ̀ ni, mo máa ń gbọ́ podcast oríṣiríṣi. Mo máa ń gbọ́ èyí tó jẹ́ èdè Yorùbá, tó jẹ́ èdè abínibí mi. Bẹ́ẹ̀ sì ni mo máa ń gbọ́ àwọn èyí tó jẹ́ èdè eebò Gẹ̀ẹ́sì tó jẹ́ èdè tí kò ki n ṣe abínibí mi. Mo sì máa ń gbọ́ oríṣiríṣi podcast ní àtòrí eré ìdárayá títí dé ọ̀nà àti lówó, ọ̀nà àti lọ́la, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Irú orin wo ni o fẹ́ràn gbọ́? Mo fẹ́ràn láti máa gbọ́ orin tàkasúfèé tí àwọn eléèbó ń pè ní hip hop, àti wípé mo tún fẹ́ràn láti máa gbọ́ orin àwọn India tí a ń pè ní classical music, tó jẹ́ wípé mo máa ń gbọ́ fún wákàtí mẹ́ta sí mẹ́fà ní ojoojúmọ́.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Rárá, lọ́pọ̀ gbà àwọn èrò mi ò jú wípé ọ̀nà wo ni mo fẹ́ gbé gbà láti máa jẹ́ kí iṣẹ́ mi ó gbòòrò ju bó ṣe rí ìlọ̀, àti wípé ọ̀nà wo ni mo fẹ́ gbé ìgbà láti mú kí ayé rọrùn kó gbẹ́dẹ̀ mú kẹ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ará ìlú mi àti pé ọ̀nà wo ni mo fẹ́ gbé ìgbà láti mú kí ìdunu ati ayọ̀ túbọ̀ máa gbòòrò si ní orílẹ̀-èdè mi tí ṣe Nàìjíríà.

Ṣé o wọ gíláàsì? Rárá n ò wọ gíláàsì torí wípé ojú ọ̀ dùn mí ojú mi méjèèjì ní n rìràn kédèré. Bẹ́ẹ̀ sì ni n ò wọ gíláàsì láti fi ṣoge nítorí pé n ò ní lè nílò láti máa lo gíláàsì kí n tó mú yangàn àbí kí n tó rẹwà lọ́kùnrin.

Ṣé o máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Bẹ́ẹ̀ni, lọ́pọ̀lọpọ̀ ọgbà ni mo máa ń ṣiṣẹ́ ju wákàtí kan lọ, tó jẹ́ ipé mo lè ṣiṣẹ́ fún òdì di wákàtí méje tàbí wákàtí mẹ́jọ nígbà mi. Àmọ́ ọ̀pọ̀ ọgbà náà sì tún ní wípé, ni ó máa ń jẹ́ wípé wọn kì í ṣiṣẹ́ rárá ní àti ìbẹ̀rẹ̀ ọjọ́ títí tí ó fi di òpin ọjọ́. Nípa ìdí ẹ̀yìí, bóyá mo ṣiṣẹ́ àbí n ṣiṣẹ́, ó wà lọ́wọ́ irú àsìkò tí iṣẹ́ mi bá bọ́ sí.

Báwo ni o ṣe máà ń kojú àsìkò ìparí iṣẹ́? Lọ́pọ̀gbà mo máà ń gbìyànjú àti kojú àsìkò ìparí iṣẹ́ nípasẹ̀ wípé mo máà ń gbìyànjú láti ṣe àwọn iṣẹ́ tó bá ṣẹ́kùn tí mio ti parí tí àsìkò ìparí iṣẹ́ fi tó. Bẹ́ẹ̀ sì ni mo máa ń gbìyànjú láti fi gbogbo ǹkan sí bí mo bá ṣe fẹ́ jẹ́ kó rí nígbà tí mo bá dé ní ọjọ́ kejì kó tó di wípé mà á palẹ̀ mọ́ lórí tábìlì ìṣiṣẹ́ mi tí wọn ó sì máa lọ sí ilé.

Irú ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn wọ̀? Mo nígbàgbo pé ẹ ń gbìyànjú àti bèèrè wípé irú ìbọ̀sẹ̀ wo ni mo fẹ́ràn láti máa wọ̀. Ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn láti máa wọ̀ náà ni ìbọ̀sẹ̀ àwọ̀ṣeré tí a ń pè ní silipaasi. Nítorí pé wiwọ konkoṣú ní gbogbo ìgbà, n máa mún kí ooru máa mú ni lẹ́sẹ̀ àti wípé fún mi ó máa ń jẹ́ kí ẹsẹ̀ mi ń kowu. Nípa idi eyìí mo fẹ́ràn láti máa wọ ohun ìbọ̀sẹ̀ aláwọ̀ ṣeré.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ? Mo ní ìgbàgbọ pé ẹ ń bèèrè, ẹ ń gbìyànjú àti bèèrè pé ṣé mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi. Ìdáhùn sí ìbéèrè náà ni pé bẹ́ẹ̀ni. Ni ìgbàkígbà tí mo bá rí pé yálà ará ilé mi tàbí àwọn alábàásisẹ́pọ̀ mi wọn ò ní oúnjẹ tí wọ́n lè jẹ, màá ń gbìyànjú àti máa pín oúnjẹ mi sí bóyá méjì àbí mẹ́ta láti lè fún wọn jẹ láti má jẹ́ kí ibi ó pa wọ́n.

Ṣé ojú rẹ dára? Bẹ́ẹ̀ni, ojú mi dára. Ojú mi méjèèjì ríran kedere. Bẹ́ẹ̀ sì ni ààwọ̀ ojú mi ń dán pẹ̀lú, nítorí pé mo gbìyànjú à ti máa lo àwọn ǹkan oríṣiríṣi àmúàwọ̀dán. Bẹ́ẹ̀ sì ni mò ń jẹ àwọn oúnjẹ asaralóore tí wọ́n sì tún ń gbìyànjú àti tún lo àwọn òògùn tí ń mú kí ara ṣe káara dangajia kí òkun sì wà ní ara ẹni.

Báwo ni o ṣe máa ń ṣètò owó iṣẹ́? Ìgbèyànjú tí mo máa ń gbìyànjú àti ṣe ni wípé mo máa ń gbìyànjú àti fi owó, owó pàjáwìrì sọ́tọ̀ ní kété tí mo bá ti gba owó iṣẹ́ mi. Nítorí pé ó ṣe pàtàkì láti ní owó pàjáwìrì nítorí ohunkóhun lè ṣẹlẹ̀, lè ṣẹlẹ̀ ní àsìkò tí a kò lérò. Àti wípé ní àwọn, àti wípé mo máa ń gbìyànjú àti ra oúnjẹ sí ilé, mo dẹ̀ máa ń ra omi mímu sí ilé. Bẹ́ẹ̀ sì ni mo gba àwọn nǹkan tí wọn ó nílò láti fi ṣe ìgbé ayé rọrùn títí tí oṣù fi parí. Wọn ó rà á sí ilé kó tó di pé wọ́n yọ owó àti máa lọ, máa bọ̀ tí wọn fi máa ń gun ọkọ̀ lọ sí ibi iṣẹ́ sí ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni wọ́n fi díẹ̀ pamọ́ tí wọ́n ó fi máa ṣe, tí wọ́n ó fi máa ra ohun kan tí wọn ò lérò àbí tí woǹ ṣe kíkọ sílẹ̀ kó tó di pé oṣù tó parí.

Ṣé o máa ń wọ fìlà? Rárá, mí ò kí ń wọ fìlà torí pé kò sí ìwúlò tí fìlà fẹ́ ṣe fún orí mi. Ni ọ̀pọ̀ ìgbà tó oòrùn bá mú, mo máa ń fi nǹkan borí fi bo orí mi láti lè má jẹ kí oòrùn pa mí. Àmọ́ tó bá jàsìkò òjò, gbogbo wa náà lájọ lo nǹkan fi bo orí torí omi òjò kò máa tutù aṣọ wa. Àmọ́ n ò kí ń wọ fìlà.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? Rárá, n ò kí ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud torí wípé n ò kí ń lo iPhone. Àkọ́kọ́ nù, èkejì ni wípé fífi fáìlì pamọ́ sí orí cloud kò ní fúnni ní ìrọ̀rùn àti tètè rí láìsí ero ẹ̀rọ ayélujára tàbí ẹ̀rọ ayárabíàṣá. Nípa idí e yìí, mo máa ń gbìyànjú àti fi àwọn fáìlì mi sí orí fóònù mi tó jẹ́ wípé tí mo bá dẹ̀ tí fẹ́ pààrọ̀ fóònù, n ó yọ memory card inú ẹ̀ sí orí fóònù tuntun láti lè jẹ́ wípé àwọn nǹkan mi wà lórí fóònù mi.

Gíga tó ga tó, mo ní ìgbàgbọ́ pé ẹ ń gbìyànjú àti bèrè pé báwo ni gíga mi se ga tó. Mo ga tó, mo ga tó èèyàn méjì àbí èèyàn mẹ́ta kan papọ̀ lẹ́ẹ̀kan náà nítorí pé mo jẹ́ ọmọ tó ga gan.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá sìn? Mo, mo máa ń gbìyànjú àti sùn ní gbogbo ìgbà tí mo bá sìn torí wipé, mo máa ń gbìyànjú áti fọwọ́ bo ẹnu mi náà nígbà tí mo bá sìn nitorí pé n fẹ́ kí itọ́ mi kó fọn sí ẹni tí ó bá wà ní àyíká mi lára.

Ṣé o máa n rántí àlá rẹ? Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀ ọgbà mo máa ń rántí àlá mi nítorí pé tí mo bá sùn mo máa ń ríran rí gbogbo àwọn kohun tí ó bá lọ ní ojú àlá mi tó sì jẹ́ wípé tí mo bá jí mo máa rántí gbogbo ẹ̀ ní òkèdere.

Ṣé etí rẹ dára? Ṣé etí rẹ dára? Bẹ́ẹ̀ ni, etí mi dára nítorí pé mò ń gbọ́ ohunkóhun tí mo nílò láti gbọ́. Yálà, ǹnkan tó súnmọ́ àbí nǹkan tó jìnnà, gbogbo ẹ̀ ni mo lè gbọ́ ní kedere tí mo ò sì nílò ohun èròjà tí ń mú kí èèyàn gbọ́rọ̀

Àwọn áàpù wo ni o máa ń lò jù? Ni ọ̀pọ̀ ìgbà àwọn áàpù bí i WhatsApp, TikTok pẹ̀lú Instagram ni àpù tí mo máa ń lò jù pẹ̀lú àwọn áàpù ìkówosí mi tó jẹ́ pé mo máa fi ń ṣe transfer, tí mo máa fi ń send owó sí gbogbo àwọn alábàa, alájọṣisẹpọ̀ mi.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Oríṣiríṣi oúnjẹ ni mo máa ń jẹ ní òwúrọ̀. Bíi ìrẹsì, bíi ẹ̀wà, bíi búrẹ́dì tàbí ki n mù ògì tàbí ki n mù tea tàbí kí n jẹ ẹyin àti iṣu báńbẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Oríṣiríṣi oúnjẹ ni àwa máa ń jẹ ní ọ̀dọ̀ tiwa ní òwúrọ̀.

Ṣe o máa ń pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni, mo máa ń gbìyànjú àti pe gbogbo àwọn oníbàárà mi tuntun láti lè tún jẹ́ kí wọ́n mọ̀ nípa, ẹ́, oríṣiríṣi, àà, ọjà tuntun tí mo ṣẹ̀ṣẹ̀ gbé dé àti wípé láti lè mọ irú, àà, irú ọ̀rọ̀ tí wọ́n fẹ́ bá mi sọ nípa nǹkan tí wọ́n ti rà ní ọwọ́ mi, láti, láti lè jẹ́ kí mọ irú nǹkan tí màá túbọ̀ máa ṣe láti lè tẹ́ wọn lọ́rùn ní ọjọ́ iwájú.

Báwo ni o ṣe máa yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá. Ni ọ̀pọ̀ ọgbà tí mo bá ní ìṣòro pẹ̀lú ẹ̀rọ ayárabíàṣá mi, wọ́n ó gbìyànjú àti lọ sí ibòmínùn lákòókò láti lè gbìyànjú bóyá ibi tí mo wà ní ẹ̀rọ ayárabíàṣá náà kò sí ní àrọ́wọ́tó àmọ́ ìgbà tí wọ́n bá gbìyànjú eleyii ìtàn tí ó kò bá ṣe, n ó gbìyànjú àti lo fóònù mi láti tún yẹ̀wò bóyá fóònù mi ló ní ìṣòro tí àwọn ọgbọ́n tí mo dá yìí tí kò bá wá ṣiṣẹ́ n ó gbìyànjú àti ra síìmù mi tàbí kí n gbìyànjú àti lọ sí ibi ibòmí tí ẹ̀rọ ayárabíàṣá yóò ti dáa.

Ṣé o mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkókò? Rárá, un ò mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkókò torí wípé un ò kí ń ṣiṣẹ́ pẹ̀lú àkókò. Bẹ́ẹ̀ sì ni, n ò mọ̀ kankan nípa bí ẹ̀yàn ṣe lè tún àkókò ṣe. Àmọ́ ní ọ̀pọ̀ ìgbà ni mo ti rí oríṣiríṣi àwọn èyàn tó jẹ́ wípé wọ́n lè tún àkókò ṣe.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Rárá, n ò kí ń wọ ohun ọ̀ṣọ́ nítorí wípé a ò fi àyè gba ohun ọ̀ṣọ́ ní ibi iṣẹ́ mi. Nípa dí eléyìí, ọ̀pọ̀lọpọ̀ igbá ni mo máa ń lò ní ibi iṣẹ́, nítorí náà n ò kí ń lo ǹkan ohun ọ̀ṣọ́

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Ọjà tuntun yóò jáde ní ìparí ìparí ẹ̀ ní àárín oṣù méjì sí ìsin yìí, nítorí wípé a ti ń gbìyànjú àti máa ṣiṣẹ́ lórí orísìírísìí nǹkan tí yóò jẹ́ kí àwọn ọjà ti tẹ́lẹ̀ kí wọ́n túbọ̀tú da sí ju ti tasẹ̀ yín wá lọ.

Ṣé o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mo máa ń ra oríṣìíríṣìí àwọn nǹkan ní orí Íńtánẹ́ẹ̀tì, bí i báàgì, bí i fóònù, bí i ẹ̀rọ alágbèéká àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nítorí wípé orílẹ̀ èdè mi ó fàyè gba ríra nǹkan ní orí Íńtánẹ́ẹ̀tì àti wípé a ti ní oríṣìíríṣìí ilé iṣẹ́ tó jẹ́ ọ̀kan gbòógì nínú, nínú àǹtà nínú kátàkárà ní orí Íńtánẹ́ẹ̀tì.

Ṣé o máa ń gbé àpò ẹyin? Bẹ́ẹ̀ni, mo máa ń gbé àpò ẹyin nítorí wípé ọ̀pọ̀ ọgbà ní ríra àpò ẹyin. O máa ń dín owó ju kí ẹ̀yàn máa rà ní ẹyọ ẹyọ lọ. Nípa idí eyì, mo máa ń gbiyanju àti ra àpò ẹyin ọyọ́ kan láti lè jẹ́ wípé owó tí ń san lórí àpò ẹyin náà yóò dínkù.

Ṣe o máa ń kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, oríṣìíríṣìí ǹkan ni mo máa ń kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì, kódà ní ọ̀pọ̀ gbà ní ó jẹ́ wípé gbogbo ohun tí mò ń kọ́ orí Íńtánẹ́ẹ̀tì ni. Torí pé oríṣìíríṣìí ǹkan ni èèyàn ní àǹfààní láti kọ́ láì sanwó tó ga ju ara lọ.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Ó ti tóbi oṣù bí i mẹ́ta àbí mẹ́rin tí mo ti kẹ́yìn lọ sí ilé oúnjẹ. Ọ̀pọ̀ gbà ni o jẹ́ wípé mo máa ń se oúnjẹ tí mo máa ń jẹ ní ilé láti lè dín owó tí mò ń ná lórí oúnjẹ jíjẹ níta lọ.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá dúró dè nǹkan? Ẹ̀hin tí mo máa ń ṣe nígbà tí mo bá dúró dè nǹkan ni wípé mo máa ń gbìyànjú láti ka ìwé, àwọn ìwé tí wọ́n máa ń kà sí ìyànlẹ̀ tí tí ènìyàn le nílò láti ṣẹ̀ máa wo ìwé kankan. Tàbí nígbà mìíràn tó bá wù mí bí i kí n gbọ́ orin, mo máa ń gbìyànjú láti máa gbọ́ orin.

Àwọn ìse ìgbọ̀nsẹ̀ wo ni o lò? Mo máa ń sábà lo àwọn ìse ìgbọ̀nsẹ̀, ẹ́, onígbàlódé nítorí pé ilé tí mò ń gbé, ilé ìgbàlódé ni. Nípa ìdí èyí mo máa ń gbìyànjú àti lo àwọn ìse ìgbọ̀nsẹ̀, ẹ́, ìgbàlódé tó jẹ́ wípé omi ni a máa ń fi ń ṣan ìdí nù, bẹ́ẹ̀ sì ni omi ni a fi ń ṣan àwo ìgbọ̀nsẹ̀ náà.

Ṣé o fẹ́ràn jókò lẹ́gbẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti má jókò sí ẹ̀gbẹ́ fèrèsé ní orí ọkọ̀ ojú òfurufú nítorí pé ó fún mi ní àǹfàní à ti lè rí ìta wolẹ̀ ní ìgbà kíìgbà tí ó bá wù mí. Bẹ́ẹ̀ sì ni ó má ń jẹ́ kí ara mi ó balẹ̀ kín nú mi ó sì má dùn nígbàkígbà tí mo bá lè wo ìta láti lè rí ǹkan tó ń lọ nísàlẹ̀.

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn sí fèrèsé ọkọ̀ nítorí pé jíjòkò sí ẹ̀gbẹ́ fèrèsé ọkọ̀ ó fún mi ní àǹfààní àti rí oríṣiríṣi ìlú, bẹ́ẹ̀ sì ni àwọn igi tàbí àwọn oríṣiríṣi ilé ńlá àbí ohun mèremère tí èèyàn ó máa rí ní orí ìrìnàjò tí ẹ̀yin bá ń lọ pẹ̀lú ọkọ̀

Ṣe o ma ń beere ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀ ọgbà ni mo ma ń béèrè ọ̀nà ní ọwọ́ àwọn ènìyàn tí mo bá sọnù àbí ti mi ò bá mọ̀nà Àmọ́ ní àwọn àdúgbò tí ó jẹ́ pé ẹ̀rọ ìgbàlóde máàpù, tó bá lè fi tó bá lè tọ́ mi sọ́nà, n kì í béèrè ọ̀nà lọ́wọ́ àwọn èèyàn. Àmọ́ tí ò bá ti sí ẹ̀rọ ìtọ́nisọ́nà, n ó béèrè ọ̀nà, n ó dúró bẹ́ẹ̀ ni n ó béèrè ọ̀nà lọ́wọ́ àwọn èèyàn tó bá wà láyíká.

Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Mo fẹ́ràn adùn oní chokoleti, torípé mo láìkì adùn tó má ń jáde láti àrá ice cream ọ oní chokoleti. Bẹ́ẹ̀ sì ni ní ọ̀pọ̀ ọgbà ni mo má ń gbìyànjú àti ra gbogbo nǹkan tó bá jẹ́ ohun ẹlẹ́rìndòdò tó ní ice cream àbí cocoa nínú.

Ṣé o máa ń mu òògùn lójoojúmọ́? Rárá, n ò kí ń mu òògùn lójoojúmọ́ nítorí pé miò fẹ́ràn òògùn rárá. Àmọ́ ní àwọn àsìkò tó bá jẹ́ pé mo ní àìlera kékeré, àìlera ránpẹ́ tí mo dẹ̀ nílò láti máa lo òògùn, bẹ́ẹ̀ni mo a lo òògùn. Àmọ́ tí ara mi báyá tí kò dẹ̀ sí ohun tó ṣe mí, n ò kíń lo òògùn lójoojúmọ́

Ṣé o má n ṣe ìsọdọ̀tun ọkàn? Bẹ́ẹ̀ni mo má n ṣe ìsọdọ̀tun ọkàn ní ìgbàkúgbà àti ní òrékòré, nítorí pé ìsọdọ̀tun ọkàn ó ṣe pàtàkì láti lè jẹ́ kí èèyàn wà ní àlàáfíà ọkàn àti wípé kí ọ̀kan ní lè balẹ̀.

Ṣé o ti gun alùpùpù rí? Bẹ́ẹ̀ni mo ti gun alùpùpù rí. Àmọ́ ní ẹnu ojọ́ mẹ́ta yìí, n sì ní àyíká àwọn tí ó ní alùpùpù tí mo le gun. Nípa ìdí èyí, ó ti ṣe díẹ̀ tí mo ti gun alùpùpù kanyin. Ṣùgbọ́n nígbàkigbà tí mo bá rí alùpùpù, mo le gun ún.

Ṣé o máa ń ṣe ìmúdójúìwọ̀n sọfitíwẹ́ẹ̀ rẹ́? Bẹ́ẹ̀ni, gbogbo ìgbà ni mo máa ń gbìyànjú àti ṣe ìmúdójúìwọ̀n sọfitíwẹ́ẹ̀ yálà orí fóònù tàbí orí system mu mi. Nítorí pé ó ṣe pàtàkì láti máa ṣe àwọn ìmúdójúìwọ̀n yìí kí fóònù èèyàn lè máa ṣiṣẹ́ de ìbìto yẹ ko ṣíṣe di. Àti wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn áàpù kọ̀ọ̀kan yóò maa bèrè fún ṣíṣe ìmúdójúìwọ̀n àwọn software tó wà lórí yálà lápútọ̀pù tàbí orí fóònù mi.

Kí ni o máà ń ṣe kí o tó lọ sùn? Ni ojoojúmọ́ ni mo máa ń gbìyànjú àkókọ náà láti san ara tàbí kí n wẹ̀ kí n tó lọ sùn, bẹ́ẹ̀ sì ni mo máa ń gbìyànjú àti fọ ẹnu mi kí n tó lọ sùn àti pé mo máa ń gbìyànjú àti se meditation ko tó dì pé mo bọ́ sórí ibùsùn mi.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ ju? Mò nígbàgbọ́ pé ń gbìyànjú àti bèrè pé ẹ̀fọ́ wo ni mo fẹ́ràn láti máa jẹ ju. Ẹ̀fọ́ tí mo fẹ́ràn láti máa jẹ ju náà ni ẹ̀fọ́ ewúro pẹ̀lú ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Nítorí pé àwọn ẹ̀fọ́ yìí ó jẹ́ ẹ̀fọ́ kan tó máa ń fi adùn kún ọbẹ̀ tí èèyàn bá sè.

Kí ni ó máa ń wá nínú òṣìṣẹ́ tuntun? Lára àwọn ǹkan tí mo máa ń wò nínú òṣìṣẹ́ tuntun kí n tó lè gbà wọ́n sí ibi iṣẹ́ mi náà ni wípé ṣé ẹni náà ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ àti wípé ṣé wọ́n jára mọ́ṣẹ́. Bẹ́ẹ̀ sì ni pé mo tún máa ń wò bí ẹni náà ní ibo ni wọ́n ti ṣiṣẹ́ gbẹ̀yìn àti pé ǹkan wo ló ṣẹlẹ̀ tí wọ́n fi kúrò níbẹ̀. Gbogbo àwọn ǹkan yìí lóríṣiríṣi ni mo máa ń wò kó tó di wípé mò ń gbà eyàn ṣiṣẹ́ ní ilé iṣẹ́ mi.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? A, yóò ti tó ọdún bí mẹ́wàá sí méjìlá tí mo ti kẹ́yìn lọ sí ilé ìkàwé, nítorí pé ilé ìkàwé tí mo lọ kẹ́yìn nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ ni mo lọ sí ilé ìkàwé kẹ́yìn. Látìgbà náà n ò kí n lọ sí ilé ìkàwé mọ́, nítorí pé gbogbo ìwé kíwé tí n bá fẹ́ kà, ilé ni mo ti ń kà á.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ètò ìdárayá mi ó pín sí oríṣìíríṣìí. Ó ní ètò ìdárayá tí mo má n ṣe láti fi mú inú mi dùn. Bẹ́ẹ̀ sì ni ètò ìdárayá kan bẹ́ẹ̀ tó jẹ́ wípé mo má n ṣe láti lè jẹ́ kí ara mi ó lè kun kí àlàáfíà sì wà ní ara mi. Bẹ́ẹ̀ sì ni mo ní eré ìdárayá mi tó jẹ́ wípé mò ń ṣe fún ẹ̀fẹ̀ ni a ti le ní àsìkò ìṣeré àbí ìsinmi pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi.

Ṣé o máa ń wọ ìborùn? Rárá, wọn kì í wọ ìborùn, nítorí pé ní àwùjọ wa àwọn obìnrin wọn máa ń sábà wọ ìborùn nítorí pé kò sí òtútù tó tó lè ní pé kí eyan mo wọ ìborùn. Àmá ní àwọn ìgbà tí òtútù bá mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin náà máa ń wọ ìborùn ní ọ̀dọ̀ tiwa náà.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ran jù? Mo fẹ́ran ọjọ́ ìsinmi tí ṣe ọjọ́ Sunday, torí pé ọjọ́ náà ni mo máa ń ní àyè láti ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo bá fẹ́ ṣe fún ara mi. Yálà mo fẹ́ sinmi, àbí mo fẹ́ sun, tàbí mo fẹ́ jáde lọ sí ilé ìgbafẹ́, ọjọ́ yìí ni mo máa ń ní àyè láti lọ ṣe gbogbo àwọn nǹkan yìí.

Ìgbà mélòó ni o máà ń fọ eyín lójojumọ́? Lọ́pọ̀gbà ẹ̀ẹ̀kan náà ni mo máà ń fọ eyín lójúmọ́. Àmọ́ ní àwọn àsìkò kan tí mo bá rí pé eyín mi dọ̀tí púpọ̀, n o fọ̀ ni ẹ́ẹ̀mejì lójúmọ́; ní ẹẹ̀kan ní àárọ̀ ní ẹẹ̀kan ní alé.

Ṣé owó tí ò ń gbà dára tó? Rárá, owó tí mò ń gbà kò dára tó, nítorí pé orílẹ̀-èdè mi nǹkan ti gbéwó lérí. Bẹ́ẹ̀ sì ni, owó oṣù mi àti àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi kò gbówo lórí. Nítorí náà, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni owó oṣù mi máa ń tí ń tán kí oṣù tó parí. Bẹ́ẹ̀ sì ni wọ́n ó tún máa nílò láti tú máa yá owó kó tó di wípé mo gba owó oṣù, oṣù tó tẹ̀lé. Nípa díẹ̀ yìí, owó tí mò ń gba kò tó rara.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Mo fẹ́ran ẹgbẹ́ eré ìdárayá orílè-èdè mi. Bẹ́ẹ̀ sì ni mo fẹ́ ẹgbẹ́ eré ìdárayá titi England ilu kan ni England ti a n pe ni Chelsea. Bẹ́ẹ̀ sì ni mo fẹ́ran ẹgbẹ́ eré ìdárayá kan ní Spain tí a ń pè ní Barcelona.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Bẹ́ẹ̀ni, mo mọ àmì ìràwọ̀ mi. Àmì ìràwọ̀ tí wọ́n pe ọmọ tí wọ́n bí ní oṣù tí wọ́n bí mi, lọ́ pè ní Leo, tó sì jẹ́ wípé ó ṣe pàtàkì nípa bí mo ṣe ń ṣe, ẹ́ẹ́, tí mo ṣe ń ṣe ìgbé ayé mi láti gbìyànjú àti ríi wípé ìgbé ayé mi ó gbe dẹ mukẹ́, ó sì wà ní ìlànà tí wọ́n ti là kalẹ̀ fún àwọn ọmọ tí wọ́n bí ní àsìkò ìràwọ̀ náà.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ní àìlera nínú ara mi, n óò lọ sí hosibitu láti lọ ṣe àyẹ̀wò ojú kí láti máa pàtó kókó nǹkan tí ń ṣe mí. Nígbà tí wọ́n bá rẹ̀ ti rí kókó nǹkan tí ń ṣe mí, mo máa ń gbìyànjú àti lo àwọn òògùn tàbí abẹ́rẹ́ tí wọ́n bá kọ fún mi ní hosibitu. Lẹ́yìn ìgbà tí mo bá ṣe ilé ìtán, n óò padà lọ sí ilé, n óò sì sinmi títí ara mi ó fi ya àti egun mi ó fi mú kun.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Bẹ́ẹ̀ni, ọwọ́ ọ̀tún ni mo máa ń lò ní gbogbo ìgbà, nítorí pé ọwọ́ náà ni ó rọrùn fún mi jù láti fi ṣe ohunkóhun tí mo bá fẹ ṣe. Nítorí náà, gbogbo ohunkóhun tí mo bá fẹ́ ṣe tó yálà lọ́wọ́ ni tàbí lẹ́sẹ̀, ọwọ́ ọ̀tún tàbí ẹsẹ̀ ọ̀tún ni mò ń sábà lo.

Ṣé o máa ń mu àwọn èrọ ìlera? Bẹ́ẹ̀ ni, mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera lórìṣìrisi ní àsìkò kí àsìkò tí mo bá nílò láti bá arábìnrin mi ni nǹkan ṣepọ̀. Àmọ́ ní ìgbàkígbà tí mo bá ríi wípé ara mi dangaja tí n sì nílò ẹ̀rọ ìlera, mo máa ń ṣe nǹkan tí ǹ bá ṣe láì lo ẹ̀rọ ìlera.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ mọ́ pamọ́? Bẹ́ẹ̀ni mo máa ń pa àwọn fáìlì mi pamọ́. Lọ́pọ̀ ọgbà ni mo máa ń fi àwọn fáìlì mi sí orí memory card tó wà lórí fóònù mi tàbí kí n fi wọ́n sórí pépà tí wọ́n ó sì kó wọn pamọ́ sínú kọ́bọ́ọ̀dù ìkó fáìlì mi sí.

Ṣé ó rọrùn fún ọ láti darí àwọn ènìyàn jì? Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi lọ́pọ̀ láti le láti darí àwọn ènìyàn yálà nídi iṣẹ́ tàbí nídi òhun kó hun tàbí láàárín ọ̀rẹ́ tàbí láàárín àwọn mọ̀lẹ́bí. Ìrọ̀rùn ló jẹ́ fún mi láti darí àwọn ènìyàn torí mo ní ìwà ìkónimọ́ra. Bẹ́ẹ̀ sì ni mo ní sùúrù. Nípa idi eyi, ìrọ̀rùn ló máa ń jẹ́ fún mi láti darí àwọn ènìyàn.

Ṣe o fẹ́ràn jiyàn? Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa bá èèyàn jiyàn àmọ́ n ò kí ń jiyan lórí ẹjọ́ tí o lórí tàbí mo kí ń jiyan ẹbí, torí pé mo máa ń gbìyànjú àti ṣe ìwádìí láti ríi wípé ohunkóhun tí mo bá ń gbìyànjú àti jiyàn lé lórí ǹkan tó tọ ní àti wípé orí òótọ́ àti òdodo òun ni mo wà.

Báwo ni o ṣe má n tọ́jú èékánná rẹ? Lọ́pọ̀ igbà fún lára mi ni mo má n gé èékánná mi ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ tàbí nígbà mi ó lè jẹ́ ọ̀sẹ̀ méjì méjì tàbí oṣù kan. Ó lé lórí bí mo bá ṣe ní nǹkan tí mo n ṣe sí àti wípé bí èékánná mi bá ṣe tètè wú sí ni yó sọ bóyá mà á gé lọ́sẹ̀ ọ̀sẹ̀ àbí lóṣù osù àbí ni osẹ̀ méjì méjì.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn oṣù àkọ́kọ́ nínú ọdún, torí pé oṣù náà kún fún oríṣìíríṣìí ìsinmi, ọjọ́ ìsinmi, torí pé ọdún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àti wípé oríṣìíríṣìí ìnáwó àti ayẹyẹ ni àwọn èèyàn máa ń fi sí inú oṣù náà. Tó sì jẹ́ wípé mo jẹ́ èèyàn kan tó kúndùn ìnáwó pẹ̀lú ayẹyẹ ní ṣíṣe.

Ṣé o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́ torí pé gbogbo ojoojúmọ́ ni mo máa ń gbìyànjú àti rí nǹkan tí ó ń ṣẹlẹ̀ yálà ní ibi iṣẹ́ mi tàbí ní orílẹ̀-èdè tí mo wà tàbí ní gbogbo àgbáyé. Ìpàdé yìí máa ń gbìyànjú àti mọ ǹkan tó ń lọ ní àyíká mi ní gbogbo ìgbà lójoojúmọ́

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Ní ọ̀pọ̀ ìgbà ni ó jẹ́ pé àwọn ará ilé mi ni wọ́n máa ń jí mi ní òwúrọ̀. Àmọ́ ní àsìkò tí mo bá fẹ́ jí kí àwọn ará ilé mi tó jí, mo máa ń gbiyànjú àti tan ẹ̀rọ ajíni ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi sí agogo tí mo bá fẹ́ jí dìde kí n lè tètè lọ sí ibi tí mo bá fẹ́ lọ.

Ṣé o máa ń sáré? Bẹ́ẹ̀ni, ní ẹ̀kọ́ kan tí mo bá rí pé wọ́n ti ń sanra lásán jù, mo máa ń gbìyànjú àti sá eré fún bóyá bí ọ̀sẹ̀ kan, bóṣè méjì títí tí ara mi ó tún fi padà bọ́ sípò. Àmọ́ lọ́pọ̀ ọgbà ni n kì ń sáré torí pé ara eré ìdárayá tí mo máa ń ṣe ní òpin ọ̀sẹ̀ ó ní èrè ṣíṣá nínú, torí náà n kì ń sáré lọ́tọ̀. Àmọ́ ẹ́kọ́ kan tí mo bá rí wí pé iṣẹ́ ọjọ́ mi ò jẹ́ kí n ráyè àti lọ ṣe eré ìdárayá ní òpin ọ̀sẹ̀, mo máa ń sáré láàárín ọ̀sẹ̀.

Báwo ni ìgbéyàwó iṣẹ́ tó kẹ́hìn ṣe rí? Ìgbéyàwó iṣẹ́ tí mo kẹ́hìn ṣe, ó ti tó bi ọdún mélòó kan sẹ́yìn báyìí. Àmọ́ ìgbéyàwó náà kò really nìíra fún mi nítorí pé mo ti ní ìrírí ní ìdí iṣẹ́ tí mò ń ṣe. Ìpàdé yìí ó rọrùn fún mi láti ṣe torí pé gbogbo nǹkan tí wọ́n bí mi ni mo dà hùn pẹ̀lú ìrọ̀rùn àti wípé àwọn tí wón ń ṣe ìgbéyàwó náà fún mi, wón jẹ́ àwọn ìyàkà tí mo mọ̀ tí wón kì í ṣe àjòjì sí mi. Ìpàdé yìí ó rọ̀ mí lọ́rùn àti ṣe. Bẹ́ẹ̀ sì ni mo dé rí iṣẹ́ náà gbà.

Kíni ó máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Lára àwọn nǹkan tó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ ni wípé mo mọ̀ wípé bí mo bá ṣe iṣẹ́ sí ni iye owó tí máa gba àti wípé ní ọ̀pọ̀ ọgbà nii àwọn ará ibi iṣẹ́ wa máa ń fún wa ní òye tàbí ìfunni ní ìwúrí lórí bí èèyàn ṣe iṣẹ́ sí. Nípa idí eyìí, mo máa ń gbìyànjú àti jẹ́ kan lára àwọn tí ó gba àwọn oyè yìí tàbí àwọn ǹkan ìwúrí tí wọ́n máń fún àwa òṣìṣẹ́ láti lè fi yìn wá fún iṣẹ́ takuntakun tí à ń ṣe.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Rárá, wọn ò kí ń ní ìrora. Nígbà kúgbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, ó rọ̀mí lọ́rùn púpọ̀ láti máa sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn torí pé n o kì í bẹ̀rù ojú tàbí n o kì í bẹ̀rù ohùn tí àwọn ènìyàn ó sọ nípa ohùn tí mo bá sọ níwájú wọn. Nítorí náà mo máa ń ní ìgboyà láti lè sọ̀rọ̀ níwájú oríṣiríṣi àwọn ènìyàn.

Ṣé o fẹ́ràn jíjó? Mo nígbàwọ̀ pé ẹ n béèrè pé ṣé mo fẹ́ràn láti máa jó. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti máa jó ní àwọn ayẹyẹ tí ijó, nínú àwọn ayẹyẹ tó jẹ́ wípé ijó wà ní ara àwọn ǹkan tí ó máa jẹ́ kí ìnáwó náà dùn. Àmọ́ tó bá jẹ́ pé èmi àti èèyàn la jọ ń jó, ó máa, inú mi máa ń dùn láti jó pẹ̀lú àwọn èèyàn. Àmọ́ tó bá jẹ́ èmi nìkan, ǹkí ńlá, mi kì í fẹ́ràn láti máa jó ní èmi nìkan.

Oúnjẹ wo ni o mọ̀ bí a ti ń ṣe dáadáa? Àwọn oúnjẹ tí mo mọ̀ láti bí èèyàn ṣe ń ṣe dáadáa ni bí ìrẹsì, ẹ̀wà, bẹ́ẹ̀ ni mo mọ̀ àmàlà náà ṣe àti spaghetti. Gbogbo àwọn oúnjẹ yìí ni ó jẹ oúnjẹ kan tí ó rọ̀ mí lọ́rùn láti sè. Bẹ́ẹ̀ ni àwọn oúnjẹ àbáyédá tí jẹ oúnjẹ Yorùbá bí àmàlà, bí ẹ̀bà, bí iyan ni mo mọ̀ gún ni mo dẹ̀ mọ̀ sé. Tí ó jẹ́ pé mo máa ń sè é fúnra mi, bẹ́ẹ̀ sì ni mo máa ń sè é fún àwọn èèyàn.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Bẹ́ẹ̀ni mo mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi ni Adékúnlé, tó túmọ̀ sí wípé ọmọ tí wọ́n bí sí ilé Adé ni mí. Bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n ti bí sẹ́yìn ni ó jẹ́ wípé àwọn ọmọ ọba náà ni gbogbo wa.

Ìgbà mélòó ni o máa ní ìpàdé lọ́sẹ̀ọ̀sẹ̀? Mo lè ní ìpàdé bí i ẹẹ̀méjì àbí ẹẹ̀mẹ́ta lọ́sẹ̀. Nígbà mi, ó lè jẹ́ ẹ̀ẹ̀mẹ́rin àbí ẹẹ̀ẹ̀ẹ̀ márùn-ún. Ṣùgbọ́n lọ́sẹ̀ọ̀sẹ̀, mi ò lè ṣa lá ì má ṣe ìpàdé báyìí ẹẹ̀mẹ́ta àbí ẹẹ̀mẹ́rin.

Báwo ni o ṣe má ń ṣètò àwọn ìméèlì rẹ? Lọ́pọ̀gbà ni mo má ń rán alá ẹni tó ń bá mi ṣiṣẹ́ láti ṣètò ìméèlì mi, ṣùgbọ́n tí kò bá sí ní àrọ́wọ́tò mi, mo má ń ṣe ètò ìméèlì mi fúnra ra mi láti gbà pé mo má ń kọ́ fún ara mi. Mo má ń yẹ̀wò láti mọ àwọn wo ló rán ìméèlì sí mi tàbí àwọn wo ni mo nílò láti tún bá sọ̀rọ̀ àbí kí n ṣàlàyé ǹkan fún un.

Kí ni nko mímu tí o fẹ́ràn jù? Ohun mímu tí mo fẹ́ràn jù náà ni omi lọ́pọ̀ ọgbà, àmọ́ ní àwọn àsìkò kọ̀ọ̀kan tí mo bá wà lóde, mo máa ń fẹ́ràn láti mú ohun mímu oní èso tí ó jẹ́ wípé won fi àwọn kẹ́míkà sínú è ìrora.

Ṣé o máà ń ṣe yógà? Bẹ́ẹ̀ni mo máà ń ṣe yógà nítorí pé mo jẹ́ ẹnìkan tó nífẹ́ sí kí ara rẹ̀ kó rọ̀ kí ó sì wà ní àlàáfíà. Nítorí ìdí èyí, mo máà ń gbìyànjú àti ṣe yógà ní ojoojúmọ́. Yálà láàárọ̀ tí mo bá ṣẹ̀ṣẹ̀ jí tàbí ní alẹ́ nírọ̀lẹ́ kí n tó sùn.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

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? Ní ọ̀pọ̀ gbà ni mo máa ń gbìyànjú àti ṣe ètò ìṣòro láàárín àwọn ẹlẹgbẹ́ mi nípasẹ̀ wípé a jó sọ̀rọ̀ nípa ǹkan ohunkóhun tí ò bá lè máa fa ìṣòro ní àárín èmi àti wọn tàbí àárín awọn àti ẹlòmíì. Nípa idi èléyìí, a bára wa sọ̀rọ̀ ní tubì nubí láti lè wá yanjú sí ọ̀rọ̀ tó wà lẹ́ẹ̀ náà. Tàbí tọ́rọ̀ náà ò bá lè ṣe yanjú láàárín ara wa, a gbé ra wa lọ sí kóòtù láti lè gbìyànjú àti yanjú ayọ̀ tó, irú ìṣòro tó bá wà láàárín ara wa síra wa.

Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, ní àwọn àsìkò kọ̀ọ̀kan mo máa ń ṣe iṣẹ́ ìgbéjáde ní àti ibi iṣẹ́ mi. Lọ sí ọ̀dọ̀ yálà alábárá wa tàbí àwọn tí wọ́n fẹ́ gbé iṣẹ́ fún wa ní ibi iṣẹ́. So nípa idí ẹ̀léyìí mo máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ìgbéjáde ni àti ibi iṣẹ́ mi.

Ṣé o mọ̀ bí a ti ń fọn? Rárá, n ò mọ̀ bí èèyàn ṣe ń fọn, torí pé gbogbo àwọn nǹkan báwọn ni wọ̀n kì ń kọ́ wa ní yálà ilé ìwé tàbí ní ilé ìjọsìn tiwa. Àmọ́ o ní àwọn ǹkan ìrìn tí èmi náà má ń ṣe bí i ká lùlù, bí i ká jó.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Ní ọ̀pọ̀ igbà ni ó jẹ́ wípé èso ni mo máa ń jẹ ní ọ̀sán tàbí kì ń kan mu ohun èso tí a ti ṣe bíi ohun mímu ẹlẹ́rìndòdò láti fi gbe pa òǹgbere àti pé nígbà mii mo lè jẹ bo yà ìrẹsì tàbí ẹwà tí mo bá ń ṣiṣẹ́ alágbára.

Ṣé o ti ṣìná rí? Bẹ́ẹ̀ni, ní àìmọye ìgbà ni mo ti ṣìná rí, tó jẹ́ wípé ọ̀tọ̀ ni ibi tí mò ń lọ, ọ̀tọ̀ ni ibi tí mo padà gbẹ̀yìn sí. Àmọ́ lọ́pọ̀ ọgbà mo padà máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn tí ó bá wà ní àdúgbò ibi tí mo bá wà, tí wọ́n á sì i tọ́ka sí ibi tí mò ń lọ, tí wọ́n ó sì débẹ̀ layo ati làáfíà.

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Ọ̀pọ̀ọgbà ní ojoojúmọ́ ni mo máa ń ra epo fún ọkọ̀ mi tí mo bá ti ń lọ ibi iṣẹ́. Àmọ́ ní àsìkò tí mo bá ṣẹ̀ṣẹ̀ gba owó oṣù, mo máa ń ra owó epo tí yóò tó mi fún boyà bí ọ̀sẹ̀ kan àbí ọ̀sẹ̀ méjì kó tó di pé màá tun ra epo mi, àbí màá máa bẹ̀rẹ̀ sí ní ra epo lójoojúmọ́ tóṣú ofi parí.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀ igbà ni mo ti ṣe iṣẹ́ tó sí jẹ́ wípẹ́ ọ̀fẹ́ ni tí mi ò gba owó. Yálà ní iṣẹ́ tó jẹ́ iṣẹ́ àdúgbò mi tàbí iṣẹ́ fún àwọn tí ó sún mọ̀ mi tó jẹ́ bí i mọ̀lẹ́bí mi. Ọ̀pọ̀ igbà ni mo ti ṣiṣẹ́ fún wọn tó jẹ́ wípẹ́ wọn ò gba owó. Yálà tí wọ́n bá fún mi àbí wọn ò fún mi, n ò kí n gbà.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? Pátápátá ìsinmi oúnjẹ ọ̀sán mi kò gbà ju bóyá bí wákàtí kan àbí wákàtí kan àbọ̀ lọ, àmọ́ ìgbà mí ń bẹ tó jẹ́ wípé mo lè lọ ra oúnjẹ níta tí yóò sì gbà mí ní bóyá bí wákàtí méjì, àmọ́ lọ́pọ̀ ọgbà n kì ń lò ju wákàtí kan àbí wákàtí kan àbọ̀ náà lọ.

Báwo ni o máa ń gba ọwọ́ àwọn ènìyàn? Mo máa ń gba ọwọ́ àwọn ènìyàn pẹ̀lú ọwọ́ méjèèjì. Bẹ́ẹ̀ sì ni mo máa ń gbìyànjú àti wo wọ́n ní ẹ̀yìn ojú. Wọn ó sì mi ọwọ́ wọn nígbàkigbà tí mo bá gba ọwọ́ tán lọ́wọ́ wọn. Nítorí pé mo máa ń gbìyànjú àti ríi pé àjọ ní ìbáṣepọ̀ tó tó ní ìtumọ̀. Bẹ́ẹ̀ sì ni mo fẹ́ yẹ kí wọ́n rí i wí pé ìbáṣepọ̀ wa yóò dùn, yóò layin yóò láyọ̀ yóò lóye.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Ní ọ̀pọ̀ ọgbà ni mo máa ń gbìyànjú àti mọ̀ nípa irú oníbàárà tí mo fẹ́ lọ bá láti ṣe ìwádìí bóyá wọ́n ti níyàwó, bóyá wọ́n lọmọ, bóyá wọ́n nílò irú nǹkan tí mo ń gbìyànjú àti tà fún wọn àbí wọ́n ò nílò rẹ̀ àti wípé irú èèyàn wo ni ẹni náà jẹ́ láti lè mọ̀ bí màá ṣe bá wọn sọ̀rọ̀, báwo ni màá ṣe ṣe ìgbékalẹ̀ ọjà tí mo fẹ́ tà fún wọn. Lóríṣiríṣi báyìí ni mo máa ń gbìyànjú àti ṣe ìwádìí kó tó di pé mo pàdé oníbàárà tí mo bá fẹ́ bá sọ̀rọ̀.

Ṣé o máa ń kọ orin kẹ́lẹ́? Rárá, n ò kí ń kọ orin. Yálà, bóyá orin kẹ́lẹ́ tàbí orin tí ó ń pariwo. N ò kí ń kọ orin kankan nítorí pé mi ò mọ̀ orin kọ. Bẹ́ẹ̀ sì ni, n ò ní ìní ìgbìyànjú nídìí kí èèyàn máa kọ orin.

Ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Mo fẹ́ràn ìrọ̀lẹ́ ju ìmọ́lẹ̀ òwúrọ̀ lọ, torí pé ní ìrọ̀lẹ́, gbobo nǹkan a ti wà ní ìrẹ̀lẹ̀ àti wípé oọ̀run náà tún ti dín kù. Bẹ́ẹ̀ sì ni mo fẹ́ràn láti máa wà ní ìta ní ìrọ̀lẹ́ torí pé atẹ́gùn tí máa ń fẹ́ ní ìrọ̀lẹ́, ó máa ń tutù ju títa arọ̀ lọ.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Lọ́pọ̀ ìgbà ni mo máa ń ṣe ètò mi ní ìparí ọ̀sẹ̀ fún lọ́nà bí méjì àbí mẹ́ta, torí pé tí mo bá ní iṣẹ́ tó yẹ kí n parí tí n parí ní àárín ọ̀sẹ̀, mo gbéyànjú láti parí ẹ̀ ní òpin ọ̀sẹ̀ àti wípé àwọn ǹkan tí èmi náà nílò láti ṣe ní ilé yálà fúnra mi ni tàbí fún àwọn ǹkan tí èmi náà nílò láti ṣe, n ó gbìyànjú láti ṣe gbogbo ẹ̀ ní ìparí ọ̀sẹ̀ àti wípé mo máa ń gbìyànjú láti tún lọ rí àwọn mọ̀lẹ́bí mi láti ṣeré, ṣeré papọ̀ pẹ̀lú wọn, láti dẹ̀ múnú wọ́n dùn ní àárín ọ̀sẹ̀. Nípa ìdí èyí, oríṣiríṣi ètò ni mo máa ń ṣe fúnra mi níparí ọ̀sẹ̀ láti lè ríi wípé mo gbìyànjú láti nawọ́ sí gbogbo àwọn tó jẹ́ mọ̀lẹ́bí àti ẹbí àti ará. Mo dẹ̀ tún gbéyànjú àti ṣe àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe kó tó di pé ọ̀sẹ̀ náà parí.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Ọ̀nà tí mo máa ń gbà kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́ mi pé oríṣiríṣi. Àkọ́kọ́ ni pé mo máa ń gbìyànjú àti pín ìṣòro ibi iṣẹ́ mi sí iye ọ̀nà tí mo bá nílò láti pín wọn sí. Ẹ̀kejì ni pé mo máa ń bá àwọn tó jẹ́ ọ̀gá mi sọ̀rọ̀ nípa ìṣòro kí ìṣòro tí n bá lè máa dojúkọ níbi iṣẹ́ mi.

Ṣé WiFi rẹ yára tó? Bẹ́ẹ̀ni, WiFi mi máa ń yára gan nítorí pé nẹ́tíwọkì tí mò ń lò ó jẹ́ ìkan nínú olórí àwọn nẹ́tíwọkì ní orílẹ̀ èdè mi. Bẹ́ẹ̀ni, àdúgbò mi wà níbi tí, níbi tí máskì nẹ́tíwọkì mi wà, ó dẹ̀ jẹ́ kí WiFi mi kó máa yára.

Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Ni ó ti tó bi oṣù bí i mẹ́fà tí èmi àti àwọn ọ̀rẹ́ mi ti a ti pàdé kányìn nítorí pé gbogbo wa ti di ọ̀dọ́ tí a sì ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ní ìlú ọ̀tọ̀ọ̀tọ̀. Ìpàdé èyí ò ti pẹ́ tí èmi àti àwọn ọ̀rẹ́ mi tí a ti jọ pàdé rí.

Nígbà wo ni o máà ń gẹ irun rẹ? Mo máà ń gẹ irun mi ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ nítorí pé irun mi máà ń tètè kún. Bẹ́ẹ̀ sì ni ọkùnrin ni mí, n ò sì fẹ́ràn kí oru máa mú mi lórí. Nípa idí ẹ̀yìí, mo máa tètè ge irun mi ní òpin ọ̀sẹ̀ láti lè jẹ́ kí atẹ́gùn má fẹ́ sí orí mi.

Ìgbà mélòó ni ìrìn àjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gbà? Ìrìn àjò láti ilé mi lọ sí ibi iṣẹ́ máa ń gbà tó boyá bí i wákàtí méjì, torí wípé ọ̀nà ibi tí mo ti ń ṣiṣẹ́ àti ibi tí ilé mi wà ó jìnnà, tí mo sì máa ń nílò láti gun ọkọ̀ bí òrì ẹ́eméji àbí ẹemẹ́ta kó tó gbé wọn dé ibi iṣẹ́ mi.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn ojú ọjọ́ ní ọjọ́ tí òjò bá ń rọ̀ nítorí pé ojú ọjọ́ ó tutù. Bẹ́ẹ̀ni ara ótù oníkálùkù. Mo sì máa ń gbádùn láti má ṣiṣẹ́ ní ọjọ́ tí òjò bá rọ̀ torípé òjò yóò jẹ́ kí ara mi ó balẹ̀, iṣẹ́ ó sì dùn ṣe fún mi.

Ṣé o máa ń ṣe àtúnlo nǹkan? Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀ igbà ni mo máa ń ṣe àtúnlo àwọn nǹkan oríṣiríṣi tí mo bá rà. Nítorí pé ìgbà mí ń bẹ tó jẹ́ wípé mo lè má ní àwọn nǹkan mi tí mo rà tí wọ́n sì nílò láti farabalẹ̀ láti tún tún un lò fún oore méje àbí ẹ́ẹ̀mẹ́ta kò tó dí pé màá sọ nǹkan náà nu.

Ṣé o wọ aṣọ àkáyọrí ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ aṣọ àkáyọrí ní ilé iṣẹ́ mi. Nítorí pé gbogbo ojoojúmọ́ ni mo máa ń gbìyànjú lati wà ní ìmọ́tótó àti wípé mo máa ń fẹ́ràn láti wà ní ìrọ̀rùn tí mo bá ń ṣiṣẹ́.

Irú ẹbun wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Mo fẹ́ràn ẹbun ìní sùúrù, ẹbun ìrẹlẹ, ẹbun ìfọwọ́sowọ́pọ̀ àti ẹbun ìdùnnú. Bẹ́ẹ̀ sì, mo máa ń gbìyànjú àti fún àwọn ènìyàn ní ẹbun bí li ago, ẹbun bíi bàtà, ẹbun bíi aṣọ láti fi lè mọ rírì ipa tí wọ́n ń kó yálà ní ilé ìṣẹ́ mi àbí nínú ìgbésí ayé mi.

Ṣé o máa ń pàdé àfojúsùn tita rẹ? Bẹ́ẹ̀ni, mo máa ń pàdé oríṣiríṣi àfojúsùn yála níbi iṣẹ́ ni àbí nínú ohun tí mò ń ṣe, ní ìgbésí ayé ara mi. Mo sì máa ń gbìyànjú láti ríi pé mo dé gbogbo ohunkóhun tí mo bá fi ojú sun. Mo sì máa ń gbìyànjú àti tayọ rẹ̀

Ṣé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Rárá, wọn kì í bínú tí mo bá wà nínú ọkọ̀. Yálà bí ìlà bá wà ní ojú òpópónà àbí ó bá sí ìlà, gbogbo ìgbà ni mo máa ń gbìyànjú láti wà nínú ìfọ̀kànbalẹ̀ pẹ̀lú ìrọ̀rùn nígbàkigbà tí mo bá wà nínú ọkọ̀ mi. Nítorí pé kò sí ẹni tí ó rán mi ní iṣẹ́, èmi ni mo gbìyànjú àti lọ ṣe oun tí mo fẹ́ ṣe.

Ṣé o fẹ́ràn kọfí tàbí tea? Mo fẹ́ràn tíì nítorí pé n ò fẹ́ràn láti má mọ kọfí. Nígbàgbọ́ tèmi ni wípé kọfí kò kín jẹ́ kí èèyàn rọrùn sun. Tíì èmi sì máa fẹ́ràn láti wà ní bó ṣe yẹ kí n wà nítorí náà, mo ń gbìyànjú àti mọ tíì tí mo bá ní, tí mo bá ní èròǹgbà láti mọ ǹkan olérìndòdò.

Ṣé o ní iforukọsilẹ ní ilé ìdárayá? Bẹ́ẹ̀ni, mo ní iforukọsilẹ ní ilé ìdárayá. Nípa idí ẹ̀yìí, nígbàkígbà tí mo bá fẹ́ lọ wo eré ìdárayá bọ́ọ̀lù, mo máa ń ní ààyè láti wọlé láìsan owó kankan nítorí pé mo ti already fi, nítorí pé mo ti fi orúkọ sílẹ̀ sílẹ̀ nígbà tí mo ti ọ̀rẹ́dì fi.

Nígbà wo ni o kẹ́yìn lọ rí dọ́kítà? Ó ti tó bí oṣù àbí bí ọdún bí mẹ́ta báyìí tí mo ti lọ rí dọ́kítà, nitorí pé ń o ò ní àìsàn tó lè dé bí pé n ò nílò láti rí dọ́kítà. Nígbàkígbà tí mo bá nílò ìrànlọ́wọ́ àbí tí mo ní ìjàmbá kékeré tó bá ṣe mí, n ó gbé lọ sí àwọn nọ́ọ̀sì tó súnmọ́ ilé mi, wọ́n á si bá mi yẹ̀ ẹ́ wò.

Oṣù wo ni a bí o? Oṣù kẹjọ ni oṣù tí a bí mi. Nítorí pé àwọn òbí mi wọ́n gbìyànjú láti fi ìwé ìforúkọ sílẹ̀ nígbà tí wọ́n bí mi tán. Mo sì rí, mo sì mọ̀ dájú pé oṣù kẹjọ ni a bí mi.

Data tó má ń lò lọ́ṣọ ọ̀sẹ̀ pọ̀ tó. Mo nígbàgbọ́ pé ẹ ń gbìyànjú àti bi mí pé báwo ni data tí mo má ń lò lọ́ṣẹ ọ̀sẹ̀ ṣe pọ̀ tó. Ní, ní ọ̀sẹ̀ kan mo lè lò tó data bí gig mẹ́wa tàbí gig méjìlá nítorí mo má ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ǹkan ní orí ayélujára tí n sì má ń kó data jẹ lọ́pọ̀.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní pẹ̀lẹ́pùtù, pẹ̀tì àti àlàáfíà nítorí pé èèyàn jẹ́jẹ ni mí. Mi ò kí ń ta sí èèyàn, bẹ́ẹ̀ ni n ò kí ń fa wàhálà. Nítorí náà, mò maa ń rìn ní àlàáfíà káàkiri inú ilé mi bẹ́ẹ̀ sì ni ní àwùjọ.

Ṣé o fẹ́ràn lọ sí etí kan? Nígbà gbo pé ẹ̀ ń gbìyànjú àti bí mi pé ṣe mo fẹ́ràn láti máa lọ sí etí òkun. Nípa idí ẹyìí bẹ́ẹ̀ ni mo fẹ́ràn láti máa lọ àmọ́ ọ̀nà òkun jìn sí ibi tí mò ń gbé. Nítorí ìdí èyí, n ò ráyè àti máa lọ ní ojoojúmọ́ àbí ní ọ̀pọ̀ ọgbà bí mo ṣe fẹ́ràn láti máa lọ tó. Àmọ́ síbẹ̀síbẹ̀ mò ń gbìyànjú láti lọ ní àsìkò tí mo bá ti ní àyè láti lọ.

Ṣé ó máa ń rọrùn nígbà tí o bá sùn? Bẹ́ẹ̀ni, àsìkò kí àsìkò tí mo báa lè sùn lálé, ìrọ̀rùn ló máa ń jẹ́ fún mi, torí kò sí ohun tí mò ń rò. Bẹ́ẹ̀ni, orí ìbùsùn mi ò tẹ́ mi lọ́rùn, ó dẹ romí lọ́rùn láti fi sùn. Nípa idí ẹ̀yí, ẹ̀rọ àti sùúrù pẹ̀lú àlàáfíà ni mo fi máa ń sùn nígbàkígbà tí mo bá fẹ́ sùn.

Ṣé o má ń lo ẹ̀rọ ìrànwọ́ òhún? Bẹ́ẹ̀ni, mo má ń lo ẹ̀rọ ìrànwọ́ òhún lọ́pọ̀lọpọ̀ ìgbà. Yálà bí mo bá fẹ́ ṣe, bí mo bá fẹ́ kọ ìtẹ̀sí ní, àbí mo fẹ́ ṣe ìwádìí nípa àwọn ǹkan tí mo nílò fún iṣẹ́.

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Mo máa ń ṣiṣẹ́ tó wákàtí mẹ́fà sí wákàtí ogún ní ojoojúmọ́. Nítorí pé orílẹ̀-èdè mi jẹ́ ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè tí kò sí gbèdéke àsìkò tó lè ṣiṣẹ́ máa ń gbá idi èyí láti lè pa owó tó pọ̀, kò ní kí alokó nílò láti ṣiṣẹ́ kárakára.

Nígbà wo ni o kẹ́yìn fò? Aah, tí mo ti kẹ́yìn fò kẹ́yìn yóò ti tó bí i ọdún mẹ́wàá sẹ́yìn nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga girama. Látìgbà náà ni mo ti fò kẹ́yìn ní àsìkò eré ìdárayá wa. Àmọ látìgbà náà un o ráyè láti lè fò.

Ṣé o ti lé ẹnìkan kúrò ní iṣẹ́ rí? Bẹ́ẹ̀ni, ní àìmọye ìgbà ni mo ti nílò láti lé àwọn èèyàn kúrò ní ìdí iṣẹ́ nítorí wípé wọ́n ṣe ìmẹ́lẹ́ tàbí àìkọ́ ìbi ara sí ohun tí àwọn oníbàárà ń fẹ́. Nípa idí ẹ̀yìí, mo nílò láti jẹ́ kí wọ́n máa lọ sí ilé wọn kí èèyàn sì wá, ẹlòmíràn láti máa bá mi ṣe iṣẹ́ mi ní bó ṣe yẹ àti bó ṣetọ.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tí mo bá jẹkù, torí pé èrò ọrọ̀ ajé orílè èdè mi kò gba a n à ń dá oúnjẹ nù tàbí à ń fi oúnjẹ ṣe awéwà. Nípa ìdí eléyìí, mo máa ń jẹ ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ tí mo bá jẹkù. Yálà tí mo bá jẹkù láàárọ̀, màá jẹ ẹ́ lálẹ́ tàbí tí mo bá jẹkù ní alé, màá jẹ ẹ́ ní àárọ̀ ọjọ́ kejì.

Ṣe o ni àìsàn ìkórìíra sí oúnjẹ kan? Rárá, n ò ní àìsàn ìkórìíra sí oúnjẹ kónjẹ. Kò sí irú oúnjẹ náà tó wá sí orí abọ́ mi tí èmi ò ní jẹ nítorí pé gbogbo ara mi ń ṣiṣẹ́ bó ṣe jẹ kó ṣiṣẹ́. Nípa ìdí èyí, n ò ní oúnjẹ kankan tara mi kọ́. Gbogbo oúnjẹ tó bá wá síwájú mi ni mo máa ń jẹ.

Ṣé o ní nọ́mbà orílẹ̀? Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀ nítorí pé mo ti ṣe, mo ti ṣe ìdárapọ̀ mọ́ orílẹ̀ èdè ibi tí mo wà nípa ìdí èyí wọ́n ti fún mi ní nọ́mbà tí èmi náà lè fi hàn gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀—orílẹ̀ èdè Nàìjíríà.

Báwo ni o ṣe máa ń tọrọ àforíjì? Ní ọ̀pọ̀ igbà ni mo máa ń lọ bá ẹnikẹ́ni tí mo bá ṣẹ̀ láti bẹ̀ wọ́n láti tọrọ àforíjìn. O máa n ní àwọn àsìkò kan tó bá jẹ́ wípé n ò le lọ bá ẹni náà, n ó tẹ àtẹ̀jíṣẹ́ sí ẹni náà lórí ẹ̀rọ ayélujára láti lè fi bébẹ̀ láti lè tọrọ àforíjìn lọ́wọ ẹni náà, tàbí kí n ra nǹkan tí ẹni náà fẹ́ràn láti gbé lọ bá ẹni náà fún àforíjìn.

Ṣe o fẹ́ran yíya àwòrán? Rárá, n ò fẹ́ran láti máa ya àwòrán nítorí pé mo jẹ́ èèyàn kan tí ò ní, tí ò nífẹ̀ẹ́ sí kí a máa, kí a máa ya àwòrán tó pọ̀ jù nínú, ní àsìkò tí èèyàn bá ń ṣe nǹkan ayẹyẹ tàbí a bá ń ṣe àjọ̀dún. Àsìkò yìí ni èmi ni ó rò pé ó yẹ kí èèyàn máa ya àwòrán.

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojúmọ́? Mọ̀ máa ń lọ fóònù mí láti ìgbà tí mo bá ti jí, tí mò lè sọpe ní gbogbo wákàtí ọjọ́ ní mọ̀ máà ń lọ fóònù mi yálà láti máa ṣe àwọn iṣẹ́ kan tàbí òmíràn tàbí láti máa wo àwọn nǹkan, àwọn fídíò tí ó ń panilẹ́rìn-ín.

Ṣé o fẹ́ràn kíkọrin? Rárá, n ò fẹ́ràn láti máa kọrin, àmọ́ mo fẹ́ràn láti máa gbọ́ orin nítorí pé n o mọ̀ bí èèyàn ṣe lè kọrin. Pàdé èyí, n ò ní àǹfààní yálà láti máa kọrin tàbí la ti kọrin fún èèyàn.

Ṣé o féràn ìṣe ìtagbangba? Rárá, wọn fẹ́ràn ìṣe ìtagbangba. Mo fẹ́ràn láti máa ṣiṣẹ́ ní ilé ibi tí èmi nìkan ó lè wà pẹ̀lú ara mi. Àmọ́ ní àwọn ìgbà tí kò bá sí ọ̀nà mìíràn láti ṣe iṣẹ́ náà, jẹ́ pé mo nílò láti lọ sí ìta, mo máa ń gbìyànjú láti lọ sí ìtagbangba láti lọ ṣe àwọn iṣẹ́ kiiṣẹ́ tí mo bá nílò láti ṣe.

Yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi náà ni yàrá ìbùsùn, nítorí pé ibẹ̀ ni ìbùsùn mi wà àti pé ibẹ̀ ni gbogbo àwọn nǹkan amúniláradá wà nínú yàrá mi.

Ṣé o mọ bí a ti ń pẹja? Rárá, n ò mọ̀ bí èèyàn ṣe ń pẹja nítorí pé kò sí omi ní àyíká ilé mi nípasẹ̀ ìdí èléyìí, n ò mọ̀ yálà bí a ṣe ń lúwẹ̀ẹ́ tàbí bí a ṣe ń pẹja.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tí ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ohun ìlera, torí pé mo nígbàgbọ́ pé oúnjẹ lórẹ àwọ̀, bẹ́ẹ̀ sì ni oúnjẹ ẹni, ó gbọdọ̀ ní ipa tó ń kò láti lè jẹ́ kí ìlera kó ba ara ẹni.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Ní ọ̀pọ̀ ọgbà ni mo máa ń kojú àwọn ìṣòro ní àti ibi iṣẹ́ mi nípasẹ̀ wípé n ó kọkọ ṣàlàyé irú àwọn ìṣòro tí mò ń dojúkọ sí àwọn àwẹ̀. Lẹ́yìn náà, n ó bá àwọn tó jẹ́ ọ̀gá mi sọ̀rọ̀ nípa ìrísí wọn tàbí ìmọ̀ràn tí wọ́n lè gbà mí lórí àti, lórí àti bí wá ojútùú sí àwọn ìṣòro náà. Bẹ́ẹ̀ sì ni n ó gbìyànjú láti ṣe takuntakun títí tí mo fi rí i pé àwọn ìṣòro náà wọ́n ti di ṣíṣẹ́.

Iru aṣọ wo ni o fẹ́ràn wọ̀? Mo lérò pé ẹ̀ n tbìyànjú àti bí mi pé iru aṣọ wo ni mo fẹ́ràn láti máa wọ̀. Mo fẹ́ràn láti máa wọ aṣọ tó bo gbogbo ara mi, nítorí pé ìlú tí mò ń gbé, ìlú tí ooru máa ń pọ̀ tí òòrùn sì máa ń wà ni. Nípasẹ̀ eléyìí, mo fẹ́ràn láti wọ aṣọ tó bo ara mi pẹ̀lú aṣọ tí ó bá ìgbà mu. Nítorí mi ò fẹ́ràn kí èèyàn wọ aṣọ tí yóò máa da ooru mú ẹ̀yàn ní àsìkò tí ooru bá mu. Bẹ́ẹ̀ sì ni wọn ò fẹ́ràn kí èèyàn máa wọ aṣọ tó fi ara lẹ̀ nígbà tí òtútù bá mu.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Mo máa ń gbìyànjú àti pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀ nípasẹ̀ wípé mo máa ń gbìyànjú àti gbo orin tàbí kí n ní sùúrù, kí n fi iṣẹ́ náà lẹ̀ fúngbà díẹ̀, kí n ṣe n ta n pẹ́ ní meditation, kí orí mi kó lè e bá lè wà ní ipò tí yóò le ṣe àwọn iṣẹ́ tí ó ní láti ṣe. Bẹ́ẹ̀ ni mo máa ń gbìyànjú àti máa rà a. Niwonba ranpe torí pé tí èèyàn bá jókòó sójú kan ṣiṣẹ́ tó pọ̀, ara máa ń kálee bẹ́ẹ̀ sì ni ara lè máa roni.

Àwọ̀ wo ni o fẹ́ràn jù? O fẹ́ràn àwọ̀ funfun torí pé àwọ̀ náà, mo fẹ́ràn rẹ púpọ̀ torí tó bá jẹ́ aṣọ funfun kò le jẹ́ kí oru ó mu yàn. Bẹ́ẹ̀ sì ni aṣọ funfun jẹ́ ọ̀kan nínú àwọn aṣọ tí ó máa ń mọ́ jù lọ tí àwọ̀ rẹ sì máa ń jáde dáadáa láwùjọ.

Ṣé o máa na ara rẹ? Bẹ́ẹ̀ni, mo máa ń gbìyànjú ní gbogbo ìgbà láti na ara mi nítorí pé àìná ara dáadáa lè fa kí ara kalẹ̀, ó sì lè fa kí ara máa roni. Nipasẹ di èyí, mo máa ń gbìyànjú àti ná ara nígbàkígbà tí mo bá ní ayé àti ná ara, tàbí nígbà tí mo bá dúró tàbí jókòó sí ojú kan fún ọjọ́ pípẹ́.

Èso wo ni o fẹ́ràn jẹ ju? Nígbàgbọ́ pé ẹ n gbìyànjú àti bèèrè pé èso wo ni mo fẹ́ràn láti máa jẹ ju. Èso ọ̀gẹ̀dẹ̀ ni èso tí mo fẹ́ràn láti máa jẹ ju, nítorí pé èso náà da púpọ̀ fún ara. Bẹ́ẹ̀ sì ni ó ń dùn tí èèyàn bá jẹ, kò dẹ̀, owó ori ò sì gani lára. Èèyàn lè ríra ní owó pọ́kú.

Koko ẹkọ wo ni o fẹran ju nigba ewe? Ah, mo fẹran koko ẹkọ sụuru ati irẹlẹ nitori àwọn mejeeji won jẹ ọkan gbogi ninu àwọn ẹkọ ti ma n jẹ ki ayẹ eni o tẹsiwaju ti si ma n jẹ ki àwọn ènìyàn nifẹ eni.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ní ara àwọn ìmọ̀ tuntun tí mo ń gbìyànjú àti kọ́ ni ìmọ̀ àti lo ayélujára fún òwò ṣíṣe nípasẹ̀ wípé ọ̀nà àtìgbà láti máa rí owó ni orí ẹ̀rọ ayélujára. Mo ti ń kọ́ lọ́wọ́ àmọ́ n o sì nílò ìgbà díẹ̀ kí n tó mọ̀ ọ́n ṣe.

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń mu coffee ní ẹ̀ẹ̀kọ̀kan ní ibi iṣẹ́ mi. Nítorí tí ó bá di àsìkò ijẹun níbi iṣẹ́, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ mi ni wọ́n máa ń mu coffee. Nípa díẹ̀ yìí, èmi náà máa ń gbìyànjú àti mu coffee bí wọ́n ò bá fẹ́rẹ́fẹ́ láti lè jẹ́ kí n tẹ̀síwájú nídi iṣẹ́ mi.

Ṣé o fẹ́ràn lọ ẹ̀rọ ìgbésókè? Mo ní'gbàgbọ́ pé ẹ́ n gbìyànjú àti bèrè pé ṣe mo fẹ́ràn láti máa lo ẹran ẹ̀rọ ìgbésókè. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè nítorí pé ẹ̀rọ ìgbésókè máa ń jẹ́ kí èrò ayélujára kó rìn kíákíá.

Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? Bẹ́ẹ̀ni, nígbàkígbà tí wọ́n bá gbé àdéhùn fún mi láti ka, mo máa ń gbìyànjú àti ka fínifíni. Nítorí wípé àìní ìgboyè àdéhùn o le fa wàhálà lọ́jọ́ iwájú àti wípé ní oríṣiríṣi sáìtì ní orí ẹ̀rọ ayélujára ni wọ́n máa ń béèrè wípé kí èèyàn ka àdéhùn kótó di wípé èèyàn lòò rí wẹ́ẹ́búsáìtì náà tí wọ́n ti máa ń gbìyànjú àti ka àwọn àdéhùn náà.

Ṣé o mọ̀ bí a ti ń se oúnjẹ? Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ṣe ń se oúnjẹ, torí pé ọ̀pọ̀lọpọ̀ gbà ni mo máa ń nílò láti dána da iná oúnjẹ fún ara mi. Nipase di eléyìí, mo ti kọ orísìírísìí oúnjẹ nísìnsíyí, tó sì jẹ́ pé ní ojoojúmọ́ ni mo máa ń dána oúnjẹ kí n tó kúrò nílé lọ sí ibi iṣẹ́.

Ṣé orí máa ń fọ́? Rárá orí kò kí n fọ́ mi, torí pé mọ máa ń ṣe àwọn eré ìdárayá ìmí sínu ìmí síta tí ó máa ń jẹ́ kí ǹkan tí à ń pè ní orí fífọ́ kọ́ jìnnà sí ago ara àti wípé nítorí pé wọn kí ń ṣiṣẹ́ alágbára orí kò kí ń fọ́ mi rárá.

Báwo ni o ṣe máa n ran àwọn ènìyàn lọ́wọ́? Ọ̀pọ̀ọgbà ni mọ máa n gbìyànjú àti ran àwọn ènìyàn lọ́wọ́ nípasè fífún wọn ní owó láti fi ṣe ohun kóhun tí wọ́n bá nílò láti ṣe. Àmọ́ àwọn ìgbà míràn bẹ tó jẹ́ wípé àwọn ènìyàn nílò owó lọ́wọ́ mi, tó jẹ́ wípé wọ́n kàn nílò bọ́yá ìmọ̀ran tàbí òye mi nípa ohun tíò ye wọn àbí ohun tó rú wọn lójú. Mo sì máa n gbìyànjú àti tọ wọn sọ́nà dí-

Wákàtí mélòó ni o máa ń wo ojú ìbòjú lójoójúmọ́? Wákàtí bí i mẹ́rin sí márùn-ún ni mo fi máa ń wo wọ ojú ìbòjú lójoójúmọ́, nítorí pé mo jẹ́ èèyàn kan tó kúndùn láti máa wọ ojú ìbòjú ní ojoójúmọ́.

Ṣé o fẹ́ran àwọn ìpàdé lórí fóònù? Bẹ́ẹ̀ni, mo fẹ́ran láti máa ṣe ìpàdé lórí fóònù torí pé eléyìí yóò fún mi láàyè láti wà ní ibikíbi tí mo bá fẹ́ láti wà láàyè láti, láti wà. Bẹ́ẹ̀ sì ni wọn sì tún lè jàǹfàní àti ṣe ìpàdé pẹ̀lú yálà àwọn olùbáṣiṣẹ́ pọ̀ mi tàbí àwọn mọ̀lẹ́bí mi.

Ṣé o máa ń di ọjà ààbò nígbà tí o bá wà nínú ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo máa ń di ọjà ààbò nígbà tí mo bá wà nínú ọkọ̀ nítorí pé ó ṣe pàtàkì láti ṣe ààbò ara ẹni nígbà tí èèyàn bá wà nínú ọkọ̀. Nítorí pé ìgbàkígbà ni ìjàmbá le wáyé tí ó dẹ̀ le mú ẹ̀mí èèyàn lọ tí èèyàn bá ṣe ààbò ara èèyàn dáadáa.

Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? Àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ mi kójú àkọ́kọ́ àti rí ọkọ̀ dé ibi iṣẹ́ torí èyí jẹ́ ohun kan pàtàkì tí máa ń jẹ́ irẹwẹ̀si ọkàn ojoojúmọ́ tí mo bá fẹ́ lọ sí ibi iṣẹ́. Èkejì ni wípé àìní àkókò láti gba ìsinmi ní ibi iṣẹ́. Gẹ́gẹ́ bí mo ti sọ tẹ́lẹ̀ rí, ọjọ́ mẹ́wàá péré ni mo ní nínú ọdún láti fi gba ìsinmi ní ibi iṣẹ́ tí èsì kéré si fún mi nítorí mo ní oríṣiríṣi nǹkan láti ṣe nínú ọdún.

Ṣé o ti bèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí? Bẹ́ẹ̀ni, mo ti bèrè ìrànwọ́ ní àìmáyè igbà látọ̀dọ̀ àwọn tí wọ́n ń ṣètò ẹ̀rọ fún mi ní orílẹ̀-èdè wa. Bẹ́ẹ̀ sì ni wọ́n dá mi lóhùn dáadáa nítorí pé wọ́n, wọ́n kò yàn àwa oníbàárà wọn ṣe rere rárá. Nípa díẹ̀ yìí, wọ́n ṣe àyẹ̀wò sí ohun èlò ẹ̀rọ mi tí wọ́n sì bá mi ṣe gbogbo, wọ́n sì dáhùn gbogbo ìbéèrè mi ní ìrànwọ́ ìrọ̀sẹ̀.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí láti ìkan nínú àwọn ìlú tí omi pọ̀ ní orílè èdè mi sí orílè èdè tí ó súnmọ́ orílè èdè mi ni orílè èdè Nigeria. Nípa idi eleyìí, mo ní àǹfààní láti mọ bí eeyàn se n gun ọkọ̀ ojú omi àti pé àwọn nǹkan wo ni èèyàn ò kí n se ní orí ọkọ̀ ojú omi.

Nígbà wo ni o kẹ́yìn ìrìn àjò fún iṣẹ́? Ó ti tó bi oṣù mẹ́fà báyìí tí mo rin ìrìn àjò láti ìlú kan sí ìlú mi nítorí iṣẹ́ mi rí. Nítorí pé ọ̀pọ̀ ọgbà ni mo ti jẹ́ kó yé àwọn ọ̀gá wa lókè níbi iṣẹ́ wípé n ò ní le ráyè láti máa lọ sí ìrìn àjò fún iṣẹ́ nítorí àwọn mọ̀lẹ́bí mi.

Kí ni ó máa ń mu ọ rẹ́ rìn? Ní ọ̀pọ̀ ọgbà àwọn eré àgbéléwò tí ó jẹ́ eré ẹlẹ́ẹ̀rín tàbí adẹ́rìn pòṣónú, eré lóríṣiríṣi lọ́kànjọ́kàn tó wà ní orí ayélujára TikTok tàbí Facebook ló máa ń pa mílẹ́rìn lọ́pọ̀, bíi kí àwọn èèyàn àbí èèyàn méjì kí wọ́n jọ máa ní ìtàkurọ̀sọ tàbí kí àwọn èèyàn kan dídì máa ṣe àwọn nǹkan loriṣiriṣi tó máa ń pa rìn lẹ́rìn.

Báwo ni o ṣe máa ń rí dájú pé ọjà rẹ dára? Mo máa ń gbìyànjú láti ríi wí pé àwọn oníbàṣiṣẹ́ mi wọ́n ṣe gbogbo àwọn ọjà mi ní ọ̀nà tí ó jẹ́ pé òun ló dára jù ní ọjà, àti wípé mo máa ń gbìyànjú àti lò àwọn ǹkan èlò tó pọ́jú owó láti fi ṣe àwọn ǹkan ọjà mi nítorí pé mo fẹ́ kó jẹ́ òun ni yóò dára jù lọ́jà, àti wípé mo ń gbìyànjú àti dín owó kún fún àwọn oníbàárà mi láti lè má jẹ́ kí owó ọjà náà kó gun wọn ní apá.

Ṣé o mọ̀ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojukoju? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti le dá ọkọ̀ dúró ní ìdojukoju. Páapa jùlọ, mo ní òye àti ìmọ̀ nínú bí a ṣe ń wa ọkọ̀. Nípa ìdí èyí, irọrun ló jẹ́ fún mi láti lè dá ọkọ̀ dúró nígbàkigbà tó bá wà ní ìdojukoju. Nítorí ohun tí èèyàn nílò láti ṣe o ju kí èèyàn tẹ bíréèkì molẹ̀ kí ọkọ̀ náà sì dúró.

Nígbà wo ni o máa ń fa? Mo máa ń gbé yànjú àti fà ní ojoojúmọ́ nítorí pé ó da kí ẹ̀yàn máa fà ní ojoojúmọ́ láti lè jẹ́ kí ara wà ní okun kó sì wà ní àlàáfíà. Nípa ìdí èyí, mo máa ń gbé yànjú àti fà ara mi ní ojoojúmọ́.

Ṣé o ní aṣọ wíwẹ̀? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ tí mo ma fi ń wẹ̀ lọ́tọ̀ tí kò dẹ̀ papọ̀ mọ́ èyí tí n o tún ń wọ̀ tí mo bá wẹ̀ tán. Oríṣìíríṣìí àwọn aṣọ yìí ni mo ní láti lè ṣe ìmọ́tótó ara mi àti pé mo jẹ́ ẹ̀yàn kan tí ó ma ń fi ètò sí gbogbo ohun tí mo ń ṣe yálà, ǹkan tí mo ń wọ̀ tàbí ǹkan tí mo fi ń ṣe ẹ̀ṣọ́.

Ṣé o máa ń ṣe eré ìdánì? Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀ ọgbà ni mo máa ń ṣe eré ìdánì lẹ́kọ̀ọ́ fún àwọn tó jẹ́ èwe ní àdúgbò mi. Bẹ́ẹ̀ sì mo máa ń gbìyànjú àti kọ́ wọn ní ẹ̀kọ́ nípa ìrẹ̀lẹ̀ sùúrù àti wípé ìkora ẹni ní ìjánu. Ó jẹ́ ìkan nínú àwọn ẹ̀kọ́ tí èèyàn ò gbọ́dọ̀ fi ṣe àwàdà nu.

Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn oúnjẹ tí ó ní ata torí wípé ní orílẹ̀-èdè mi a fẹ́ràn oúnjẹ tí ó ní ata. Kódà, tí oúnjẹ ọ ba ní ata tó, a kò ní lè jẹ́ nítorí pé yóò máa rìn wá ní ọkàn. Nítorí ìdí eléyìí, a fẹ́ràn oúnjẹ tí ata bá wà níbẹ̀ torí pé ó máa jẹ́ kí oúnjẹ náà lọ ní ọ̀nà ofún wa.

Ìgbónájẹjẹ irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? N ò fẹ́ràn ìgbónájẹjẹ kankan nítorí pé kò sí ìgbónájẹjẹ nínú yàrá mi. Wá sẹ́ díẹ̀ yìí n ò ní, n ò ní èrúgbà àti ní ìgbónájẹjẹ nínú yàrá mi yálà bẹ́ẹ̀ sì ni n ò ní, n ò ní ìrísí kankan nípa ohun tí a ń pè ní ìgbónájẹjẹ.